Ìgbà tí mo kẹ́yìn fò jẹ́ oṣù mẹ́ta sẹ́yìn. Ó ṣẹlẹ̀ wípé a ní ìpàdé pàpọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ òkèrè tí ó wà ní ìlú òkèrè. Mo jẹ́ ọ̀kan láàrin àwọn tí wọ́n yàn láti lọ sójú ilé iṣẹ́. Nítorí náà ni mo se bá àwọn akẹgbẹ́ mi rin ìrìnàjò lọ sí ìlú òkèrè. A lọ sí ìlú Abidjan láti lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ojúgbà wá tí ó wà ní ilé iṣẹ́ ní ìlú, ní orílẹ̀èdè náà. Ìrìnàjò ojú òfurufú jẹ́ ìrìnàjò eléyìí tí ó yàtọ̀ gédẹ́gbé sí àwọn ìrìnàjò tókù. Nítorí pé ó jẹ́ ìrìnàjò tí ènìyàn lè jẹ̀ gbádùn ara rẹ̀ tí àwọn ènìyàn yóò sì rí oríṣìíríṣìí bí àwọ̀ sánmá ti rí. Lóòtọ́ kò, kò sábà máa ń ṣẹlẹ̀ nínú ìrìnàjò ojú òfurufú wípé kí a máa dúró ní àwọn ojú ọ̀nà bí a ṣe ń dúró pẹ̀lú nígbà tí a bá wọ ọkọ̀ orí ilẹ̀. Nígbà tí mo bá sì ń rin ìrìnàjò ojú òfurufú, mo fẹ́ràn láti máa jókòó ní ibi ojú fèrèsé. Eléyìí yóò fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó wà lójú òfurufú. Mo fẹ́ràn láti máa jókòó ní ibi fèrèsé dáadáa. Nítorí pé ilé yìí yóò fún mi ní àwọn oore ọ̀fẹ́ láti lè mọ̀ nípa àwọn bí ojú ọjọ́ ti ń yípadà ní àwọn agbègbè kọ̀ọ̀kan àti bí àwọn ìlú kọ̀ọ̀kan ṣe rí nígbà tí ènìyàn bá ń kọjá ní orí wọn. Fífò ní ọkọ̀ ojú òfurufú jẹ́ ìrìnàjò tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì ń gbèrò láti máa ṣe ní gbogbo ìgbà tí àǹfààní bá ti sí sílẹ̀.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn ló wà tó jẹ́ wípé ó máa ti rẹ̀ mí nípa iṣẹ́ òjọ́ mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń lò ju àkókò agogo iṣẹ́ ní ibi iṣẹ́, eléyìí sì mú kí ó rẹ́ mi wá láti ibi iṣẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí mo ti ṣe. Nígbà tí mo bá sì dé lé pẹ̀lú, ó máa ń rẹ́ mi tó jẹ́ wípé, ọ̀pọ̀ ìgbà ni mi ò kí ń lè dáná oúnjẹ ní àṣálẹ́ tó jẹ́ wípé mo máa ń jẹ àwọn oúnjẹ bí èso nìkan. Ṣùgbọ́n kí oorun tó rọrùn fún mi láti sùn, mo máa ń ṣe àwọn nǹkan kan tí ó sì ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí oorun kí ó rọrùn fún mi láti sùn. Nítorí pé mo máa ń gbìyànjú láti ka àwọn ìwé. Àwọn ìwé yìí sì máa ń gbé àwọn ìrònú àti àwọn oríṣiríṣi àwọn nǹkan tí mò ń rò kúrò ní ọkàn mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló jẹ́ wípé mo máa ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe bíbélì. Eléyìí máa ń mú kí gbogbo àwọn epo rúru ọkàn kí ó kúrò nínú ọkàn mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì wà tí mo máa ń gbọ́ orin ní àṣálẹ́ tí mo bá fẹ́ sùn. Eléyìí náà máa ń jẹ́ kí gbogbo ìrònú kí ó kúrò nínú ọkàn mi àti gbogbo àwọn èrò búburú nínú ọkàn mi kí gbogbo wọn kí ó kúrò nípa kíkọrin tàbí nípa kíkà ìwé. Eléyìí yóò mú kí ó rọrùn fún mi láti sùn dáadáa tí eléyìí sì ń ràn mí lọ́wọ́ ní gbogbo ọjọ́ tí mo bá ti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sara. Mo fẹ́ràn láti máa fi ìpara sara lẹ́yìn tí mo bá ti wẹ tán, nítorí fífi ìpara sara máa ń jẹ́ kí ara kí ó dán dáadáa, ó sì máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọn ìpara ni mo ní, nítorí pé mo fẹ́ràn kí n máa múra dáadáa kí n sì máa dùn wò lójú. Lóòótọ́, mo jẹ́ ènìyàn dúdú, ṣùgbọ́n síbẹ̀ mo fẹ́ràn àwọn ìpara tí ó lè máa mú kí ara mi dán ní gbogbo ìgbà. Eléyìí si ṣ'òkùnfa bí mo ti máa ń lọ sí ọjà láti bèèrè fún àwọn ìpara eléyìí tí ó dára fún ènìyàn dúdú tí ènìyàn dúdú lè lò tí àwọ̀ rẹ̀ yóò máa dán, tí ẹ̀wà rẹ̀ yóò sì máa jáde pẹ̀lú. Mo sì fẹ́ràn láti máa múra kí n ṣẹ̀ṣọ́ sara dáadáa, nítorí pé ó máa ń jẹ́ kí ènìyàn kí ó rẹwà láwùjọ kí àwọn ènìyàn sì máa fi ọ̀wọ̀ kí ẹni náà pẹ̀lú. Nítorí pé bí a bá múra dáadáa ní àwùjọ, eléyìí ṣe àpèjúwe irú ènìyàn tí a jẹ́. Ó máa ń jẹ́ kí irú ìsọ̀rí àwọn ènìyàn tí ó jẹ́ ènìyàn dáadáa kí ó súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ àti wípé bí ènìyàn bá jẹ́ ènìyàn rere ní àwùjọ, àwọn ènìyàn yóò máa nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀, ẹni bẹ́ẹ̀ yóò sì máa wà ní òkàn ìyà àwọn ènìyàn tí wọ́n ó sì máa bọ̀wọ̀ fún irú ẹni bẹ́ẹ̀. Mo tún fẹ́ràn láti máa lo àwọn perfume olóòórùn dídùn, nítorí pé lílọ perfume olóòórùn dídùn nígbà mìíràn máa ń jẹ́ kí àwọn ènìyàn ríi wípé irúfẹ́ irú ẹni yìí jẹ́ ènìyàn dáadáa tí ó sì jẹ́ ẹni tí ó ń tọ́jú ara rẹ̀. Nítorí pé ó ṣe pàtàkì láti tọ́jú ara wa, ó ṣe pàtàkì láti jẹun tó dára, lóòótọ́, ṣùgbọ́n ìta ara wa náà tún ṣe pàtàkì nípa wíwọ aṣọ dáadáa àti nípa fífi ìpara dáadáa sí ara àti nípa fífi perfume olóòórùn dídùn sara pẹ̀lú. Eléyìí jẹ́ àwọn ọ̀nà tí a lè fi tọ́jú ara wa tí a sì lè fi gbádùn ara wa pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, bẹ́ẹ̀ sì ni àwọn aládùúgbò mi mọ̀ mi dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò mi ni wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí ẹni dáadáa tí ó sì jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ tí ó kì n se oníjàgídíjàgan ẹ̀dá. Nítorí pé ní àwùjọ, a gbọdọ̀ jẹ́ ẹni tí ó ṣe é mú yangàn, a sì gbọdọ̀ jẹ́ onírẹlẹ̀ tí àwọn ènìyàn yóò máa bọ̀wọ̀ fún. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú kí a jẹ́ ènìyàn dáadáa ní àdúgbò wa àti ní àwùjọ pẹ̀lú. Nítorí àwọn ore ọ̀fẹ́ àti àǹfààní kọ̀ọ̀kan máa ń ṣí sílẹ̀ nípa wípé bí a ti le yàn aṣojú agbègbè wa tàbí àdúgbò wa tàbí community wa. Eléyìí sì fúnni ní ore ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ́ àyò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nípa fífi orúkọ wọn ránṣẹ́ sí ìjọba tàbí sí àwọn èèyàn jànkànjànkàn láwùjọ. Nítorí náà ni a sì gbúdọ̀ hùwà dáadáa kí a sì hùwà ọmọlúwàbí pẹ̀lú. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí wipé ọ̀pọ̀ wọn ni a jọ wà ní ìrẹ́pọ̀ tí ó dára tí ọ̀pọ̀ nínú wọn sì máa ń fi mí yangàn pẹ̀lú wípé mo jẹ́ ènìyàn àlàáfíà ní àdúgbò mi, mo sì jẹ́ ẹni tí ó jẹ́ olùfọkànsìn tootọ. Nítorí mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọọjọọ ìsinmi. Èyí sì jẹ́ kí àwọn ènìyàn rí mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó mọ̀ ǹkan tí ó ń ṣe tó sì jẹ́ ènìyàn jẹ́jẹ́. Eléyìí paapaa sì máa ń fún mi ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá kan sára sí mi tí àwọn ènìyàn sì ń fún mi ní ìbọ̀wọ̀ fún. Nítorí pé ṣíṣe jàgídíjàgan kò yẹ ọmọlúwàbí rárá. Ìwà pẹ̀lẹ́ ló tọ́ láti máa hù ní àdúgbò wa àti ní community wa àti ní gbogbo agbègbè wa. Pàápàá níbikíbi tí a bá dé, ṣíṣe ọmọlúwàbí òun ni ó ṣe pàtàkì jù lọ. Nítorí náà mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn náà sì mọ̀ mí sí ènìyàn dáadáa pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn nítorí wipé mo jẹ́ ènìyàn jẹ́jẹ́, mo sì jẹ́ ènìyàn tí kò fẹ́ràn wàhálà rárá. Ó sì ṣe pàtàkì fún ẹnikẹ́ni láti dáríji arákùnrin rẹ̀ nígbà tí wọ́n bá ṣe ohun tí kò tọ́ tàbí tí wọ́n bá ṣe ohun tí ó dùn wọ́n tàbí bóyá wọ́n ti lẹ̀ ṣe ohun tí ó bí wọ́n nínú. Ó lè jẹ́ ní ibi iṣẹ́, ó sì lè jẹ́ ní àdúgbò, ó lè jẹ́ láàárín mọ̀lẹ́bí pàápàá. Ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì jùlọ ni wípé ká dáríji arawa nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ wá. Nítorí pé Ọlọ́run gan fúnra rẹ̀ sọ fún wa wípé ká dáríji àwọn tí yóò ṣẹ̀ wá bí òun tó jẹ́ Baba wa ti ń darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Eléyìí ṣì ni àkọ́monáà mi ní ìgbàkúùgbà tí mo bá rí pé àwọn ènìyàn ṣẹ̀ mi tí wọ́n sì ṣe ohun tí kò tọ́ tí ó lè mú mi bínú. Kò sí àǹfààní nínú wípé kí a bá arákùnrin wa jà tàbí kí wọ́n ṣẹ̀ wá kí a má lè dáríji wọ́n. Eléyìí kò bójúmu tó, kò sì mú kí inú Ọlọ́run dùn sí wa nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ wá tí ó sì nira láti dáríji wọ́n. Nítorí náà eléyìí máa ń wà ní ọkàn mi ní gbogbo ìgbà. Òhun ló sì jẹ́ kí ó mu rọrùn fún mi nígbàkúùgbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mi. Mo máa ń gbé ẹ̀ṣẹ̀ wọn kúrò ní ọkàn mi. Nítorí pé Bíbélì sọ fún wa wípé ká má jẹ́ kí òrun wọ̀ bá ìbínú wa. Nítorí náà ni mo sì máa ń gbìyànjú láti bá wọn làjà ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ ìkùnsínú bá wà tàbí tí wọ́n bá ṣe ohun tí kò bójúmu tí ó sì dùn mi. Mo máa ń gbìyànjú láti fi ààyè àti parí gbóǹgbòǹgbọ̀n tí ó bá wà láàárín wa. Máa ń gbìyànjú láti fi ààyè rẹ̀ sílẹ̀ kí a sì jọ wà ní ìrẹ́pọ̀ kí a sì lè máa gbé ní àlàáfíà pẹ̀lú. Ó rọrùn fún mi jọjọ láti dáríji àwọn ènìyàn mi.

Oun mímu tí mo fẹ́ràn jù lọ jẹ́ àwọn ọtí wáìnì fruit wine. Mo fẹ́ràn wọ́n púpọ̀ nítorí pé wọ́n jẹ́ ohun mímu ti aládùn tí kò ní ṣúgà púpọ̀ rárá. Ó sì jẹ́ oun mímu aládùn tí ó fúnni ní àwọn fítámìn tí ó dára nínú àgọ́ ara wa. Mo kórìíra oun mímu aládùn tí ó jẹ́ wípé wọ́n ní ṣúgà lọ́pọ̀lọ́pọ̀ tí wọ́n sì lè ṣe ìjàmbá fún àgọ́ ara. Mi ò tilẹ̀ fẹ́ràn kí ohun mímu ní alcohol rárá. Nítorí náà ni mo ṣe yan ọtí wáìnì fruit wine láàyò gẹ́gẹ́ bí oun tí mo fẹ́ràn láti máa mu. Lóòótọ́ mo ti mu àwọn ọtí wáìnì tí ó ní alcohol rí dáadáa ní ìgbà tí mo sì wà ní ọ̀dọ̀làǹgbà. Sùgbọ́n mo rí wípé kò bá àgọ́ ara mi mu. Eléyìí sì máa ń fún mi ní ẹ̀fọ́rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti mu. Mo mú fún bí ọdún mélòó kan. Sùgbọ́n lẹ́yìn ọ̀ro eyin tí mo rí wípé kò bá àgọ́ ara mi mu, èyí ló sì fa tí mi ò fi mu àwọn ọtí ohun mímu eléyìí tí ó ní alcohol mọ́ rárá tí mo fi yan ọtí ẹ̀lẹ́rìndòdò fruit wine láàyò láti máa mu. Ó sì jẹ́ eléyìí tí kò ní ṣúgà púpọ̀ tí ṣúgà rẹ̀ sì kéré jọjọ dáadáa. Nítorí pé àpọ̀- apoju ṣúgà nínú ara èèyàn ò ṣe ànfàní tó tọ́ fún ara rárá. Ó máa ń fi ara wa sínú ìjàmbá ni. Eléyìí ni mo sì ṣe yan ọtí oun mímu ẹ̀lẹ́rìndòdò fruit wine láàyò láti máa mu ní gbogbo ìgbà tí oun mímu bá tí ń wù mí.

Nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàásisẹ́pọ̀ mi ni wípé mo máa ń gbìyànjú láti ṣe ìwádìí tẹ̀síwájú lórí àwọn ǹkan tí a ń ṣe ní ilé iṣẹ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti ṣe ìwádìí síwájú sí i. Mo tún máa ń fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì lórí àwọn ọ̀nà tí ènìyàn lè gbà ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀ ìgbà nítorí pé mo fẹ́ láti máa fi ìmọ̀ kún ìmọ̀ kí n lè máa wà níwájú tayọ àwọn alábàásisẹ́pọ̀ mi tàbí tayọ àwọn akẹgbẹ́ mi pẹ̀lú. Nítorí pé ìmọ̀ kò lópìn, ojoojúmọ́ bí ilẹ̀ ti ń mọ́ ni ìmọ̀ ìjìnlẹ̀ ń tẹ̀síwájú tí àwọn oríṣìíríṣìí ǹkan sì ń yípadà kúrò ní ibi tí wọ́n wà. Nítorí náà ni mo ṣe yàn láàyò láti máa fi ìmọ̀ kún ìmọ̀ síi ní gbogbo ìgbà. Eléyìí sì ti ṣe ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ fún mi nítorí pé ọ̀pọ̀ àwọn ìṣòro ni mo ti kojú tí mo sì di borí wọn nípa àwọn ìmọ̀ ìwádìí tí mo ti ṣe àti nípa àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ lórí ẹ̀rọ ayélùkára. Ọ̀pọ̀ ìgbà náà ni àwọn akẹgbẹ́ mi máa ń wò wípé báwo ni mo ti ṣe máa ń ṣe tó fi jẹ́ wípé mo máa ń borí àwọn ìṣòro tí ó bá jẹyọ lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé ṣíṣe ìwádìí tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ jẹ́ ore ọ̀fẹ́ àti àǹfààní láti kojú àwọn ìṣòro tí ó lè súyọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n kò ká kún tí wọ́n kò ṣi jáfúnra láti máa tẹ̀síwájú nínú ìmọ̀ ìwádìí wọn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń fi àyè sílẹ̀ fún ìbéèrè. Mo tún máa ń kó àwọn alábàásisẹ́pọ̀ mi mọ̀ra dáadáa láti lè mọ irú àdojúkọ tí wọ́n ní àti irú ìṣòro tí wọ́n ń lákọ̀já. Mo tún máa ń ríi dájú wípé mo bá wọn wá ojútùú sí èyíkéyìí ìṣòro tí wọ́n bá ń kojú kọ. Yálà, nipa ti iṣẹ́ tàbí nipa ti ìmọ̀lẹ́bí wọn. Eléyìí sì jẹ́ kí gbogbo wọn máa rí mi bí ẹni ìṣàájú ní gbogbo ìgbà tí wọ́n sì fẹ́ràn láti máa wá sí ọ́dọ̀ mi. Eléyìí sì mú mi kí ń tayọ láàárín wọn pẹ̀lú nítorí pé wọ́n máa ń rí mi bí olùrànlọ́wọ́ wọn àti alámọ̀rán wọn àti olùtọ̀nà wọn pàápàá.

Mo máa ń tọ́jú ara mi dáadáa, nítorí pé ó ṣe pàtàkì láti tọ́jú ara wa. Nítorí pé àgọ́ ara wa yìí, ó jẹ́ àgọ́ ara tí ó nílò ìtọ́jú ní gbogbo ìgbà tí a sì gbọ́dọ̀ máa fi fún un lóòrèkóòrè. A kò gbọ́dọ̀ dúró de ìgbà tí ara wa bá ń bèrè ìtọ́jú ká tó fún un, nítorí pé ó léwu fún àgọ́ ara wa nígbà tí ó bá di wípé ó ń bèrè fún ìtọ́jú. A gbọ́dọ̀ kọ́kọ́ ti ṣe ìtọ́jú ara wa sílẹ̀ ní gbogbo ìgbà. Àwọn ọ̀nà tí mo sì máa ń gbà láti ṣe ìtọ́jú ara mi ni wípé, mo máa ń rí wípé mi ò gbé ohunkóhun sọ́kàn ní ilé tí ó lè fi ọkàn mi tàbí, tàbí àwọn ẹ̀yà ara mi sínú ìṣòro tàbí fi wọ́n sínú wàhálà. Eléyìí jẹ́ ohun àkọ́kọ́. Nígbà tí mo bá rí àwọn nǹkan bí i àdojúkọ tàbí ohunkóhun tí ó lè fa ìrònú fún mi, mo máa ń gbìyànjú láti gbé wọn kúrò ní ọkàn ní kíákíá kó má bà á di wípé yóò mú ìrẹ̀wẹ̀sì dé bá ọkàn mi tí yóò sì mú ọkàn mi wà nínú ewu. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà tọ́jú ara mi ni wípé, mo máa ń fúnra mi níìsì mi ní àkókò tí ó yẹ. Mo sì máa ń gbìyànjú láti sùn dáadáa nígbà tí òòrùn bá wá. Nítorí pé nípa sísun òòrùn, àsunndọ́kàn, eléyìí máa ń ran gbogbo àgọ́ ara wa lọ́wọ́ láti lè jẹ́ kí wọ́n wà ní ipò tí ó dára. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà tọ́jú ara mi ni wípé, mo máa ń rí dájú wípé mo jẹ oúnjẹ tí ó ní àǹfààní tí ó ń ṣe fún ara dáadáa. Àwọn oúnjẹ tó ní vítámìn àti e le tó ní protein. Mo sì máa ń jẹ èso dáadáa, nítorí pé jíjẹ èso máa ń fọ ìdọ̀tí ara kúrò, kò kí ń jẹ́ kí àwọn ìdọ̀tí kí ó dúró nínú ara. Mo tún máa ń gbìyànjú láti jẹ ẹfọ́, nítorí pé ó dára láti máa jẹ ẹfọ́. Eléyìí ń ran gbogbo àgọ́ ara wa lọ́wọ́ pẹ̀lú láti lè ya gbogbo àwọn ìdọ̀tí kúrò nínú ara wa nípa àwọn nǹkan mìíràn tí a ti jẹ. Ọ̀nà tí mo tún máa ń gbà tọ́jú ara mi ni wípé, mo máa ń kàn sí dókítà mi lóòrèkóòrè tí mo bá kẹ́ fi ohunkóhun nínú àgọ́ ara mi tí mo ríi wípé ó jẹ́ ohun tí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rárá. Eléyìí ni ó sì ń ràn mí lọ́wọ́ dáadáa láti lè tètè kóju èyíkéyìí ìṣòro tí ó bá suyọ nínú ara. Mo tún máa ń lọ ṣe àyẹ̀wò, àyẹ̀wò ẹ̀jẹ̀ àti ṣúgà mi ní gbogbo ìgbà. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń jẹ ni ó ní ṣúgà nínú, mi ò sì fẹ́ kí àwọn ṣúgà yìí kí ó dúró sínú ara. Eléyìí sì sokùnfa bí mo ti ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè láti wo ṣúgà lẹ́vel u mi wò. Ọ̀nà tí mo tún ń gbà láti ṣe ìtọ́jú ara mi ni wípé, mo máa ń tẹ́ ara mi lọ́rùn dáadáa nípa ohunkóhun tí ọkàn mi ń fẹ́ àti nǹkan tí ara mi ń bèrè fún un. Tó bá jẹ́ nípa tí sísun, mo máa sùn. Bó sì jẹ́ wípé ti oúnjẹ ni, mo máa jẹun. Mo sì tún máa ń tọ́jú ara mi dáadáa, nítorí pé ó ṣe pàtàkì láti tọ́jú ara wa tí a bá kẹ́ fi ohunkóhun tí ó bá suyọ nínú àgọ́ ara wa kí a lè tètè palẹ̀ wọn mọ́ kí ó má bà á ṣe ìjàmbá fún àgọ́ ara wa.

Irú orin tí mo fẹ́ràn láti má a gbọ́ jẹ́ orin ìyìn sí Ọlọ́run. Mo fẹ́ràn láti má a kọ orin ìyìn sí Ọlọ́run nítorí pé ó tọ́ láti máa yìn ní gbogbo ìgbà. Nítorí pé òun ni ẹnìkan ṣoṣo tí ọpẹ́ àti ìyìn wa tọ́ sí. Eléyìí náà ni mo sì fi nífẹ̀ẹ́ sí orin tí ó bá ní ìyìn Ọlọ́run nínú dáadáa. Nítorí pé nípa kíkọ orin ìyìn sí Ọlọ́run má a ń fún mi ní ìbàlẹ̀ ọkàn, ó sì má a ń fún mi ní inú dídùn àti ayọ̀ pẹ̀lú. Ayọ̀ mi máa ń kún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá n kọ orin ìyìn sí Ọlọ́run. Nítorí pé ó má a ń fa ọkàn mi sí ọ̀dọ̀ Ọlọ́run, ó sì ń mú kí gbogbo àwọn nǹkan ayé yìí kí ó kúrò nínú ọkàn mi. Eléyìí sì má a ń jẹ́ ìdùnnú àti ayọ̀ fún mi wípé mo wà ní iwájú Ọlọ́run. Ó ṣe pàtàkì láti má a gbọ́ orin ìyìn sí Ọlọ́run ní gbogbo ìgbà, nítorí pé òun ni ẹni tí ó fẹ́ wà tí gbogbo ìyìn àti orin wa sì tọ́ sí iwájú rẹ̀. Lóòótọ́, mo má a ń gbọ́ àwọn orin takasufe dáadáa ṣùgbọ́n kì í sì ní gbogbo ìgbà. Ìdí pàtàkì tí mo sì fi yan kíkọ orin ìyìn sí Ọlọ́run àti gbígbọ́ orin ìyìn sí Ọlọ́run ni wípé ó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo wà nínú ìṣòro. Nítorí náà ni mo sì yan gbígbọ́ orin ìyìn sí Ọlọ́run láàyò tó sì jẹ́ pé mo má a ń gbọ́ lóòrèkóòrè. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn késẹ́ẹ̀tì orin wọ̀nyí sínú ọkọ̀ mi. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ilé pẹ̀lú tí mo bá wà nílé tí mo sì ń gbọ̀ wọn. Mo sì ní smart radio tí mo kó àwọn orin yìí sínú dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì máa ń pàṣẹ fún smart radio mi kí ó kọ orin yìí. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn-an jókòó nílé fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú. Ó jẹ́ àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí jù láti má a ṣe dáadáa ní ìgbàkúgbà tí mo bá wà nínú ọkọ̀ ojú Òfurufú. Nítorí pé jíjókòó ní fèrèsé inú ọkọ̀ ojú Òfurufú máa ń fún mi ní oríṣiríṣi àwọn inspiration, ó sì máa ń fún mi ní oríṣiríṣi ọ̀rọ̀fẹ́ àti àǹfààní láti lè rí bí àwọn agbègbè kan ṣe rí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó pọ̀ ní ojú Òfurufú. Àwọn agbègbè mìíràn wà tí ènìyàn yóò dé tí yóò gbóná. Àwọn agbègbè mìíràn sì wà tí ènìyàn yóò dé tí yóò tutù pẹ̀lú. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa jókòó ní àwọn ojú Òfurufú lẹ́, ní ẹnu ọkù, ilẹ̀kùn fèrèsé oní ojú òfu, nínú ọkọ̀ ojú Òfurufú. Eléyìí sì ti fún mi ní àwọn ìrírí tó gbọ́ńgbọ́n dáadáa nípa rírin ìrìnàjò ojú Òfurufú. Ó tún máa ń fún mi ní ìdùnnú àti ìbàlẹ̀ ọkàn nígbà tí mo bá ń wo oríṣiríṣi àwọn koríko àti oríṣiríṣi àwọn ohun ìjìnlẹ̀ mèremère tí à ń kọjá nígbà tí a bá wà nínú ọkọ̀ ojú Òfurufú. Mo fẹ́ràn láti máa gba ààyè mi sí ibi fèrèsé ojú ọkọ̀, nínú ọkọ̀ ojú Òfurufú. Mo máa mo tilẹ̀ ní ìfẹ́ sí àti máa ra tíkẹ̀ẹ̀tì mi kí ó máa bọ́ sí déédé ibi fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú yìí. Nítorí pé mo ti tibẹ̀ ní àwọn ìrírí ọlọ́kan o jọ̀ kan tí ó sì wúlò fún mi títí di òní yìí. Mo ti sì ti kọ́ oríṣiríṣi àwọn ẹ̀kọ́ nípa bí ayé ti ṣe rí nígbà tí a bá wà ní òkè ojú Òfurufú. Eléyìí sì máa ń mú kí n ni ìfọ̀kànbalẹ̀ dáadáa tí mo sì ní ìrírí tí ó pọ̀ dáadáa ju àwọn ènìyàn mi lọ.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rí àwọn ìméèlì yìí, tí ó sì jẹ́ wípé mi ò mọ ibi tí wọ́n ti wá. Ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi nígbà tí mo bá rí àwọn ìméèlì àìwúlò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn ti lẹ̀ wà tí mi ò mọ pé mo sign up fún, ó sì máa ń yà mí lẹ́nu nígbà tí mo bá rí àwọn ìméèlì àìwúlò yìí lórí ìméèlì mi. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń gbìyànjú láti delete wọn kúrò lórí fóònù mi nítorí ó jẹ́ àwọn nǹkan tí mo rí wípé kò bójú mu tó tàbí ohun tí yóò le ṣe ìjàmbá fún, ọ́, gbogbo àwọn data tí mo ní sí orí fóònù tàbí sí orí ẹ̀rọ ayára bíàṣá mi. Nítorí pé àwọn fraudster lè lo àwọn ìméèlì àìwúlò yìí, nítorí pé àwọn líńkì tí ènìyàn kò gbọdọ̀ klíìkì wà nínú àwọn ìméèlì àìwúlò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń wo àwọn newsletter tí mo sign up fún tí ó sì jẹ́ wípé mi ò rántí ọ̀pọ̀lọpọ̀ wọn. Mo máa ń gbìyànjú láti delete gbogbo wọn kúrò lórí fóònù mi. Mo sì máa ń gbìyànjú láti to àwọn ìméèlì yìí sínú fóòdà kí n lè mọ èyíkéyìí nǹkan tí, mẹ́sééjì tí ó wà nínú rẹ̀ jẹ́. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń wo àwọn spam message mi tó sì jẹ́ wípé màá ti bá àwọn ìméèlì àìwúlò yìí púpọ̀ púpọ̀ nínú wọn tí wọ́n wà nínú spam message. Ilé yìí sì máa ń bí mi nínú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń rí àwọn ìméèlì àìwúlò yìí nínú spam message mi.

Bí mo ti máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni wípé, mo máa ń ríi wípé mo kọ àwọn ǹkan tí a sọ gbẹ̀yìn ní ìpàdé tí ó kọjá sílẹ̀. Mo sì tún máa ń kọ gbogbo àwọn ohun tí ó jẹyọ àti ohun tí ó súyọ jade nípa àwọn okòwò wa àti bí ọjà ti ṣe ń gbé lórí tàbí bí ọjà ti ṣe ń wálẹ̀ sí. Eléyìí yóò fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti lọ tààrà sí àwọn kókó ǹkan tí a fẹ́ sọ. Ìmúra sílẹ̀ náà sì máa ń dá lórí àwọn ọ̀nà tí a lè gbà láti lè jẹ́ kí okòwò wa kí ó tẹ̀síwájú àti láti fi àyè sílẹ̀ fún àwọn oníbàárà láti, láti máa ra ọjà tí ó bá tún wọlé sí ní owó tí kò kun pa rárá àti ọ̀nà tí wọ́n yóò gbà máa san owó tí yóò ràn wọ́n lọ́rùn dáadáa. Àwọn ǹkan tí a máa ń sọ nípa ti ìpàdé pọ̀ pẹ̀lú àwọn oníbàárà ni wípé, mo máa ń fi wọ́n lọ́kànbalẹ̀ wípé kò sí irú bí ọjà ti ṣe lè kówó lórí tó ní ọjà àgbáyé tàbí bí ọjà ti lè já wá lẹ́tò tí a ò ní jẹ́ kí wọ́n mọ bí gbogbo ǹkan tí ń lọ. Eléyìí sì máa ń jẹ́ kí àwọn oníbàárà fojúsọ́nà fún ìpàdé papọ̀ pẹ̀lú mi nítorí pé wọ́n mọ̀ wípé bí gbogbo ǹkan tí ń lọ ní ọjà àgbáyé àti bí ojú ọjọ́ ti ṣe rí pẹ̀lú àyípadà àwọn price ni mo máa bá wọn sọ nítorí pé ó ṣe pàtàkì láti fi ọkàn tán ara wa. Eléyìí yóò sì jẹ́ kí ìbáṣepọ̀ tó gún mọ́ran kí ó wà láàárín wa. Eléyìí tún máa ń jẹ́ kí okòwò kí ó tẹ̀síwájú àti àsèpọ̀ tí ó dánmọ́rán láàárín olùtajà àti olùrajà.

Bẹ́ẹ̀ni, mò máa ń mú ohun mímu protein dáadáa, nítorí pé ó jẹ́ ohun mímu tí ó ṣe àǹfààní fún ara lọ́pọ̀lọpọ̀, tí ó sì ń fún ara wa ní oríṣìíríṣìí agbára àti ìlera tí ó péye. Mímu ohun mímu protein jẹ́ ọ̀kan láàrín àwọn nǹkan tí mo máa ń ṣe láti tọ́jú ara mi dáadáa, nítorí pé ó ń ṣe àǹfààní aláìlẹ́gbẹ́ fún àgọ́ ara wa. Ó sì yàtọ̀ gédégbé sí àwọn ohun mímu tí ó kù, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mímu wọ̀nyí ni ó jẹ́ wípé ṣúgà pọ̀ nínú wọn tí kò sì ṣe àǹfààní kankan fún ara wa. Ṣùgbọ́n nípa mímu ohun mímu protein, ó jẹ́ ọ̀kan tí ó ń fún ara ní agbára dáadáa, tí ó sì ń fún ara ní okun àti agbára tí ó péye. Níwọ̀n ìgbà tí a bá ń mu ohun mímu protein, àgọ́ ara wa yóò máa jí pépé, yóò sì máa dàbí ti ọmọ tuntun. Mo máa ń mu wọn dáadáa láti tún àgọ́ ara mi ṣe àti láti fún mi ní ọ̀pọ̀lọpọ̀ agbára. Nítorí pé mo máa ń fi ọ̀pọ̀lọpọ̀ wákàtí ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Eléyìí sì jẹ́ ọ̀kan tí mo fi ń dá àwọn agbára mi padà lẹ́yìn tí mo bá ti lo ọ̀pọ̀lọpọ̀ agbára àti wákàtí ní ibi iṣẹ́. Mo máa ń mu ohun mímu protein cow milk. Mímu ohun mímu protein cow milk jẹ́ nǹkan tí ó ṣe àǹfààní fún àgọ́ ara mi dáadáa, nítorí pé ó ní tó bí eight gram tí ó ń, tí ó ń fún ara ní agbára tí ó ń fún ara. Nítorí náà ni mo ṣe yàn láàyò láti máa mú ní gbogbo ìgbà. Ó ń jẹ́ kí ara mi jí pépé, ó sì ń fi agbára kún agbára mi. Bákan náà ni mo tun máa ń mu ohun mímu cow milk àti soya milk. Nítorí ohun mímu protein cow milk náà ó jẹ́ ìkan nínú àwọn ohun mímu tí ó ń ṣe àǹfààní fún ara. Òun tiẹ̀ tun máa ń fọ àwọn ìdọ̀tí inú paapaa, kò kí ń jẹ́ kí àwọn ìdọ̀tí dúró ní ara rárá. Nítorí náà ni mo ṣe yàn wọ́n láàyò láti máa mú ní gbogbo ìgbà. Mo tu sábà máa ń mu green protein náà, nítorí pé òun náà ń ṣe àǹfààní fún ara. Gbogbo àwọn ohun mímu protein pátápátá ló wúlò fún àgọ́ ara wa tí kò sì ní àwọn èèwọ̀ tí ó ń ṣe fún ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo sì máa ń gbé àpò ẹ̀yìn yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń ní nípamọ́ nínú àpò ẹ̀yìn yìí. Ó ṣíṣe pàtàkì láti máa ní àpò ẹ̀yìn tàbí láti máa gbe lọ́wọ́ ní gbogbo ìgbà tí a bá ń jáde. Lóòótọ́, ó lè jẹ́ bí ìníra fún ọwọ́ wa nígbà tí a bá ń jáde. Mo sì máa ń gbé àpò ẹ̀yìn yìí sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi nígbàkugba tí mo bá ń jáde, nítorí pé oríṣiríṣi àwọn nǹkan tí kò ṣe má mú lọ́wọ́ lọ sí òde ni ó máa wà nínú àpò ẹ̀yìn yìí. Àwọn nǹkan tí mo ní nínú àpò ẹ̀yìn mi jẹ́ àwọn káàdì ìdánimọ̀, àwọn káàdì ibi iṣẹ́, àwọn káàdì, káàdì ìdánimọ̀, káàdì ibi iṣẹ́ àti àwọn káàdì tí a fi ń gba owó ní ẹnu àwọn ẹ̀rọ alágbèéká. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé ore ọ̀fẹ́ àti àǹfààní àti ṣe transfer owó lè má sì. Eléyìí sì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti lo káàdì gbígba owó mi lẹ́nu àwọn maṣíìnì alágbèéká. Mo tún máa ń ní káàdì ìdánimọ̀ orílẹ̀èdè nínú àpò ẹ̀yìn mi nítorí pé ǹkankan lè ṣẹlẹ̀ tí yóò jẹ́ kí àwọn ènìyàn ríi wípé mi ò ń ṣe oní jàndùkú ènìyàn. Mo tún máa ń ní káàdì ìdánimọ̀ ibi iṣẹ́ mi nínú àpò ẹ̀yìn yìí ní gbogbo ìgbà tí mo bá ń lọ sí ibi kíbi. Eléyìí yóò jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ẹni tí ó níṣẹ́ lọ́wọ́ ni mí tí mi ò kí ń ṣe oníwà ìbàjẹ́ ní àárín àwùjọ. Mo tún máa ń ní àwọn àkọ́ọ́lẹ̀ oríṣiríṣi àwọn ìwé pélébé nínú báàgì yìí nítorí ọ̀pọ̀ àwọn nǹkan mìíràn ló wà tí mo lè fẹ́ gbàgbé. Ṣùgbọ́n bí mo bá ti rí àwọn àkọ́ọ́lẹ̀ ìwé pélébé yìí, yóò lè ràn mí létí, yóò sì ràn mí lọ́wọ́ fún àwọn nǹkan tí mò ń ṣe ní àkókò náà.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí. Ó ṣẹlẹ̀ wípé ní ọdún náà lóhùn tí mo wà ní ìlú Èkó, mò ń lọ láti ibì kan sí èkejì, ṣùgbọ́n ojú mi kò dá ọ̀nà yìí mọ̀ rárá. Àwọn ilé tó sì wà ní títì, wọ́n sì jẹ́ àwọn ilé tí ó jọra wọn. Eléyìí ló sì ṣe ṣokùnfà bí mo ti ṣìnà. Mo bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri láti mọ ọ̀nà ibi tí mo gbà wá, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ni ó já sí pàbọ́. Mo tilẹ̀ gbìyànjú láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa àti mọ ibi tí mo wà, ṣùgbọ́n àwọn tí mo bá sọ̀rọ̀ jẹ́ kó yé mi wípé kì í ṣe ibi tí mò ń lọ ni mo wà yọ, bí kò sì wípé ó ṣe pàtàkì láti padà sí ibi tí mo ti wá tí mi ò bá mọ ibi tí mò ń lọ. Eléyìí sì ṣokùnfà bí mo ti pe àwọn ẹ̀gbọ́n mi láti wá mú mi, nítorípé mi ò tí è mọ ibi tí mo wà mọ́, mi ò sì mọ ibi tí mò ń lọ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, nítorí pé ó máa ń jẹ́ àǹfààní láti pín àwọn oúnjẹ yìí nígbà tí mo bá ti se oúnjẹ tán. Mo máa ń pín oúnjẹ mi sí ọ̀nà méjì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń fẹ́ kí n jẹ oúnjẹ tí mo fẹ́ràn jù lẹ́ẹ̀méjì dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo sì máa ń gbìyànjú láti se oúnjẹ àárọ̀ àti ti alé papọ̀ nígbàkúùgbà tí mo bá ti se oúnjẹ. Eléyìí yóò ràn mí lọ́wọ́ nígbà tí mo bá ti ìbísẹ́ dé ní ọwọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn tí mo ti ṣiṣẹ́ oòjò mi tán tí ó sì ti rẹ mí. Eléyìí máa ń ṣe ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ nítorí pé mi ò tún ní ṣẹ̀ṣẹ̀ lọ máa da iná tí mo bá délé. Eléyìí yóò sì fún mi ní àǹfààní láti lè sinmi dáadáa nígbà tí mo bá dé ilé. Ó rọrùn fún mi jọjọ láti pín oúnjẹ mi nígbà tí mo bá se oúnjẹ náà tán.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Ó ṣẹlẹ̀ wípé ní ọdún bí i mẹ́rin sẹ́yìn nígbà tí mi ò ní iṣẹ́ rárá tí mo sì wá láti rí iṣẹ́. Àwọn ilé-iṣẹ́ ńláńlá tí ó yí mi káàkiri wọ́n ń wá àwọn ènìyàn tí ó lè máa bá wọn ṣiṣẹ́ ọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Eléyìí sì fàá tí mo fi lọ sí ilé-iṣẹ́ yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ló wà tó jẹ́ wípé wọn ò kí ń san owó àwọn òṣìṣẹ́ lọ́jọ́ tí wọ́n bá ṣiṣẹ́. Eléyìí ló sì fàá tí ń fi máa ń fún wa ní ọjọ́ tí a ó wá láti wá gba owó iṣẹ́ wa. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń lọ láti lọ gba owó yìí nítorí pé mò ń wò wípé bóyá ó lè jẹ́ ore ọ̀fẹ́ àti àǹfààní fún mi láti padà rí iṣẹ́ ní ilé iṣẹ́ yìí. Ṣùgbọ́n tí eléyìí kò sì rí bẹ́ẹ̀ rárá tó sì jẹ́ wípé gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe ló jásí wípé mo ṣe iṣẹ́ ọ̀fẹ́. Lóòótọ́ kò wù mí lọ́kàn láti ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí ṣùgbọ́n nítorí pé mò ń wò wípé ó lè jẹ́ ara ọ̀nà fún mi láti rí iṣẹ́ tí mi ò sì mọ̀ wípé eléyìí kò rí bẹ́ẹ̀ rárá tí kò sì rọrùn bẹ́ẹ̀ láti rí iṣẹ́.

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa, ó sì máa ń ṣiṣẹ́ dáadáa. Sùgbọ́n iye ìgbà tí bátìrì yìí fi ń dúró dáadáa jẹ́ ìgbà tí mo wà ní ẹnu iṣẹ́ tó jẹ́ wípé mi ò ráyè tẹ fóònù yìí dáadáa. Àwọn bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Sùgbọ́n lẹ́yìn rẹ̀ bí mo bá wà ní ilé tàbí bóyá mo wà ní àkókò ìsinmi iṣẹ́, mo máa ń tẹ́ fóònù dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń fẹ́ wò lórí fóònù mi. Àwọn nǹkan tí ó lè mú kí ọkàn mi balẹ̀ àti àwọn nǹkan tí ó lè gbé àwọn ìṣòro kúrò lọ́kàn. Eléyìí ló sì fa tó fi jẹ́ wípé bátìrì fóònù mi lè máa dúró dáadáa kí ó sì máa lọlẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ wípé nítorí pé mò ń ṣe oríṣiríṣi ọ̀pọ̀ àwọn nǹkan, ọ̀pọ̀ oríṣiríṣi áàpù ni ó sì wà tí ó opentí eléyìí sì lè sokùnfa kí àwọn kí bátìrì náà kí ó máa já. Mo máa ń gbìyànjú láti, láti má wò screen lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n ẹ̀rọ ayélukara kò gbà bẹ́ẹ́ nítorí pé oríṣiríṣi àwọn nǹkan apanilẹ́rìn-ín àti àwọn nǹkan amúnúẹni dùn ni ó wà lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí ó tún lè gbé àwọn ìrònú kúrò lọ́kàn pẹ̀lú náà wà tí ó jẹ́ wípé kò kì ń jẹ́ kí bátìrì kí ó pẹ́ dáadáa lórí fóònù.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé mi. Oríṣiríṣi àwọn ẹ̀rọ ọlọgbọ́n ni mo sì ní ní ilé tí iléyi sì ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé ó jẹ́ àwọn ǹkan tí ó wúlò tí ó sì ń ranni lọ́wọ́, tí ó sì ń dín wàhálà ṣiṣẹ́ kù ní inú ilé. Bí ìmọ̀ ìjìnlẹ̀ ti ń tẹ̀síwájú tí àwọn àyípadà sì ń dé bá àwọn èròjà inú ilé, náà ni ó fà á tí mo fi ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó sì ń ṣiṣẹ́ fún mi dáadáa. Nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń lo àkókò púpọ̀ ní ẹnu ìṣẹ́ tó sì jẹ́ wípé bí mo bá délé ó máa ń rẹ̀ mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Eléyi ló si sokún fà bí mo ti ṣe ra wọn. Lóòótọ́ owó rẹ̀ lè wọ́n ṣùgbọ́n àwọn ǹkan tí ó ń ṣe fún mi, ó tẹ mi lọ́rùn dáadáa tí mi ò sì mọ lára nípa owó tí mo fi ra wọn. Mo ní ago ọlọgbọ́n, mo sì ní rédíò ọlọgbọ́n, bẹ́ẹ̀ pẹ̀lú ni mo ní kọ́tìnì ọlọgbọ́n, mo tún ní tẹlifíṣàn ọlọgbọ́n. Mo ní oríṣiríṣi wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ wípé lọ́pọ̀ ìgbà tí mo bá nílò wọn ni mo máa pàṣẹ fún wọn, lọ́gán ni wọ́n ó sì ṣe gẹ́gẹ́ bí mo ti wí. Ó rọrùn fún mi dáadáa láti lò nítorí pé mo mọ gbogbo àwọn ǹkan tí wọ́n ń ṣe tí mi ò sì nílò láti ṣe wàhálà rárá. Mi ò tilẹ̀ nílò láti dìde láti ibì kan lọ sí ibì kejì, mo lè wà lórí ìbùsùn mi kí n sì sọ fún ẹ̀rọ ọlọgbọ́n kọ́tìnì mi pé kí ó ṣí tàbí kí n sọ fún un pé kí ó padé. Mo lè sọ fún rédíò mi wípé kí ó bẹ̀rẹ̀ sí ní kọ orin bàìbàì, yí ó sì bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. Ó rọrùn fún mi dáadáa, mo sì mọ ìwúlò rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, mo fẹ́ràn láti máa jẹ àwọn ìpápánu bíi chips àti biscuit. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ afáralókun. Ìgbà mìíràn mo lè jẹ dòdò pẹ̀lú ẹyin. Mi ò sábà máa ń fẹ́ràn láti jẹ àwọn oúnjẹ tí ó wu wo bíi òkèlè fún oúnjẹ ọ̀sán. Mo fẹ́ràn láti máa jẹ àwọn light food ní ọ̀sán. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé mi ò kíń jẹ ohun ọ̀sán rara o, nítorí pé oúnjẹ tí mo gbé wá láti ilé tí mo bá ti jẹ níbi ago mọ́kànlá, mi ò kín jẹ ọ̀sán mọ́ ní ọ̀pọ̀lo àwọn ọjọ́ wọ̀nyí tí mo jẹ oúnjẹ àárọ̀ ní ago mọ́kànlá. Kín tó kúrò nílé ní ìgbà mìíràn, mo máa ń fẹ́ láti jẹ bread àti tíì nítorí pé ó máa ń bọ́ sí pàjàwìrì láti múra fún iṣẹ́ ní òwúrọ̀ àti láti dáná. Bí mo bá sì dáná oúnjẹ lọ́wọ́ ní ilé ní òwúrọ̀, mo máa ń gbe lọ sí ibi iṣẹ́. Eléyìí ló ṣòkùnfà bí mo ti máa ń jẹun bí ago mọ́kànlá sí méjìlá ní ọ̀pọ̀ àwọn ọjọ́. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá ti tètè jẹun ní ọwọ́ àárọ̀ bí ago mẹ́jọ sí mẹ́sàn-án, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán ní ọjọ́ yìí. Lẹ́léyìí tó sì jẹ́ wípé oúnjẹ tí mo máa jẹ ní ọ̀sán náà jẹ́ bí àwọn chips àti chocolate tàbí kín jẹ dòdò àti ẹyin. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì wà tí mo máa rán àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń jíṣẹ́ fún wa tí mo máa rán wọ́n ní pizza. Ṣùgbọ́n eléyìí kìí ṣe gbogbo ìgbà, ó lè jẹ́ ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì. Nítorí pé mi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ ká máa jẹ pizza ní gbogbo ìgbà. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo fẹ́ràn jù láti máa jẹ lọ́sàn-án òun ni àwọn chocolate tàbí biscuit tàbí, tàbí àwọn oúnjẹ tí ó jẹ́ oúnjẹ tí ó light.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pízà jẹ́ wàrànkàsí tí ó jẹ wípé ó máa ń mú kí písà kì í dùn dáadáa kí ó sì lọ lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wàrànkàsí yìí ni ó sì jẹ́ ẹlẹ́ ti ó ń mú kí písà gbajúgbajà láwùjọ àwọn oúnjẹ tí ó yára láti, láti jẹ́ jù. Àwọn wàrànkàsí máa ń jẹ́ kí písà dùn dáadáa ó sì máa ń mú kó lọ lẹ́nu gẹrẹgẹ láìní ìkọsẹ́. Àwọn nǹkan tí mo tún fẹ́ràn lórí pízà ni àwọn nǹkan bí ẹ̀fọ́, àlùbọ́sà àti spinach eléyìí máa ń jẹ́ kó dùn dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jẹ pízà tí mo bá ń jẹ àwọn ẹ̀fọ́ yìí àti àlùbọ́sà àti àwọn ẹran díndín pẹ̀lú spinach ó máa ń lọ dáadáa lẹ́nu ó sì máa ń tu ọkàn mi lára. Ó sì jẹ́ adùn tí mo gbádùn dáadáa àti oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé àwọn ohun tí mo máa ń fi jẹ písà yi bíi ohun mímu ẹlẹ́rìndòdò nígbà tí mo bá ń jẹ pízà yìí lọ́wọ́ ló tún máa ń jẹ́ kí pízà yìí lọ lẹ́nu dáadáa. Nígbà tí gbogbo àwọn èròjà orí písà yìí bá papọ̀ bí wàràkàsí, ẹran díndín, ẹ̀fọ́ àti spinach tí gbogbo wọn bá papọ̀ sí mi lẹ́nu eléyìí máa ń dùn mọ̀ mi nínú dáadáa tí ó sì máa ń fún mi ní ìrírí tó pọ̀ dáadáa nítorí pé adùn tí kò lẹ́gbẹ́ ni wọ́n máa ń mú wá lẹ́nu nígbà tí gbogbo rẹ̀ bá papọ̀ sí mi ní ẹnu. Mo fẹ́ràn láti máa jẹ písà lẹ́ẹ̀kọ̀kan kì í ṣe gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀ ọjọ́ tí ó bá ti ń fa ọkàn mi náà ni mo máa ń jẹ ẹ tó sì jẹ́ wípé adùn aláìlẹ́gbẹ́ ni ó ń mú wá tó sì ń tu ọkàn mi lára tí ó ń fún mi ní ìrírí tí mo fẹ́ dáadáa.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù jẹ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Nítorí pé, ó jẹ́ ẹ̀fọ́ tí ó gbajúgbajà, tí àwọn ènìyàn sì mọ̀ káàkiri ní orílẹ̀-èdè tí a wà yìí. Ó jẹ́ ẹ̀fọ́ tí ó jẹ́ wípé kò sí bí ẹ ti ṣe tí kò lọ. Yálà bóyá ẹ sè bí i ọbẹ̀ tàbí bóyá ẹ sè ní ẹ̀fọ́ rírò. Gbogbo ọ̀nà tí ènìyàn bá gbà ṣe ẹ̀fọ́ yìí náà ni ó bá lára mu. Ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó ní fítámìn, tí ó sì ní àwọn ànfàní dáadáa tí ó ń ṣe fún ara. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń wá ẹ̀fọ́ yìí lọ sí ọ̀nà jíjìn láti lọ rà. Nítorí pé, àwọn ènìyàn fẹ́ràn láti máa jẹ ẹ́. Ohun náà ni ló sì ṣe jẹ wípé ẹ̀fọ́ náà máa wọ́n láti rí. Ọ̀pọ̀ àwọn olówó ni wọ́n sì máa ń wá ẹ̀fọ́ yìí láti rà ní gbogbo ìgbà. Nítorí pé ó ń ṣe ànfàní fún ara. Gbogbo ọ̀nà tí ènìyàn bá sì mọ̀ láti fi se ọbẹ̀, tí ènìyàn bá fi ṣe, gbogbo rẹ̀ náà ni ó bá lára mu, tí ó sì ń dùn lẹ́nu. Yálà bóyá ènìyàn fi ẹja sí tàbí fi ẹran sí tàbí edé ohunkóhun tó wù tí ènìyàn bá fi ṣe ẹ̀fọ́ yìí, ni ó bá lára mu tí ó sì ń mú adùn tí ó dára wá. Ó tún jẹ́ ẹ̀fọ́ tí àwọn ènìyàn máa ń wakìrì. Nítorí pé, ó ṣòro láti jẹ kí ó dàgbà. Nítorí pé, ọ̀pọ̀ àwọn ẹ̀fọ́ mìíràn ló wà, tí àwọn ènìyàn máa ń fi fatalaísà ṣe. Ṣùgbọ́n ẹ̀fọ́ yìí kò fẹ́ bẹ́ẹ̀ rárá. Nítorí náà ni ó sì jẹ́ ẹ̀fọ́ tí ó dára, tí ó sì ń ṣe ànfàní fún ara wa.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa jẹ́ rice. Mo mọ̀ rice sè dáadáa nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ. Bí ó bá jẹ́ ti jollof rice tàbí fried rice, kò sí eleyii tí mi ò mọ̀ se nínú méjèèjì. Ṣùgbọ́n jollof rice ni ó ṣe kókó jù tí ènìyàn gbọ́dọ̀ ṣọ́ra fún láti sè kí àwọn èròjà tí ènìyàn fi sè é kí ó le papọ̀ mọ́ra wọn dáadáa. Lóòótọ́ kí n tó se jollof rice, mo máa ń gbìyànjú láti wá àwọn èròjà ṣíṣe jollof rice yìí mo máa ń wá. Nítorí pé bí àwọn èròjà yìí kò bá pé, kò ní gbé adùn tí ó yẹ jáde fún rice náà. Òun náà ni a ṣe gbọ́dọ̀ ríi dájú wipé gbogbo àwọn èlò tí a fẹ́ lò fún gbọ́dọ̀ pé dáadáa títí tó fi dori ẹran tàbí ẹ̀dọ̀ ẹran àti tomato pẹ̀lú ata rodo tó pọ́n dáadáa pẹ̀lú òróró lọ́pọ̀lọpọ̀ àti àlùbọ́sà. A gbọ́dọ̀ ríi dájú pé a ti gbìyànjú gbogbo àwọn èròjà yìí ó ti wà ní àrọ́wọ́tó kí a tó bẹ̀rẹ̀ sí ní se rice yìí. Tó bá sì jẹ́ ti white rice pẹ̀lú, mo fẹ́ràn láti máa sè é dáadáa. Mo fẹ́ràn rẹ̀ òun pẹ̀lú ẹ̀wà àti dòdò. Ó jẹ́ oúnjẹ tí mo gbádùn dáadáa tí mo máa ń nífẹ̀ẹ́ sí láti jẹ ní ọ̀pọ̀ ìgbà. Lóòótọ́ mo fẹ́ràn ògì àti àkàrà ní àwọn òwúrọ̀ láti máa jẹ. Ṣùgbọ́n ó máa ń gba àkókò ni mi ò ṣe kì ń ṣe dáadáa. Mo mọ̀ ọ́n sè lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n nítorí pé ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò ni ò kí ń jẹ́ kí n sè é tí mo sì fi yan rice láàyò láti máa sè dáadáa ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí tí ó sì máa ń dùn mọ̀ mi lẹ́nu tí ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà tí mo bá ti ń jẹ ẹ́.

Àwọn àkókò tí mo fẹ́ràn nínú ọjọ́ jẹ́ àkókò òwúrọ̀ kùtùkùtù. Mo fẹ́ràn àkókò yìí dáadáa nítorí pé gbogbo ojú ọjọ́ máa ń tutù dáadáa. Gbogbo àwọn nǹkan tí ó jẹ́ adẹ́da, éléyì tí ó ní ẹ̀mí àti éléyì tí kò ní ẹ̀mí ní àwọn àkókò wọ̀nyí gbogbo wọn máa ń wà ní ìdákẹ́rọ́rọ́ ó sì máa ń wà ní ìdákẹ́jẹ́. Ó jẹ́ àkókò tí ènìyàn lè farabalẹ̀ ronú dáadáa tí yóò sì rí àṣeyọrí sí àwọn nǹkan tí ènìyàn ń gbèrò nínú ọkan. Ó tún jẹ́ àkókò tí ènìyàn máa ń sun oorun àsùnlọ́kàn nítorí pé kò ní sí ariwo rárá ojú ọjọ́ tutù. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tó wà nínú ayé náà pa lọ́lọ́ pẹ̀lú eléyìí ló sì ṣe okùnfà bí ó ti jẹ́ wípé àkókò yìí ni mo fẹ́ràn jù láti máa, láti máa ronú àti láti máa ṣe àwọn àṣàrò nínú ọkàn mi fún àwọn ìgbésẹ̀ tó kàn nínú ìgbé ayé mi. Bóyá mo tilẹ̀ fẹ́ dáwọ́lé ohun kan kan tàbí mo ní èrò kan lọ́kan tí mò ń wà ojútùú sí, àkókò yìí jẹ́ àkókò tí mo fi máa ń ro èrò yìí tí mo sì máa ń kọ oríṣìíríṣìí àwọn ọ̀pọ̀ àbájáde àwọn nǹkan tí mo rò lọ́kàn wípé ó lè jẹ́ àṣeyọrí sí nǹkan tí mo ń rò lọ́kàn. Ó sì ti ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé nígbà tí mo ní àwọn àdojúkọ kan, àkókò yìí ni ó jẹ́ àkókò tí mo sábà máa ń jí láti ronú kíni àwọn nǹkan tí mo lè ṣe, ìgbésẹ̀ wo ni mo lè gbé, àwọn ọ̀nà wo ni mo lè tọ̀. Mo sì máa ń kọ gbogbo àwọn nǹkan tí mo rò lọ́kàn sílẹ̀ pátápátá tí mo sì tẹ̀lé gbogbo àwọn ìlànà náà eléyìí sì ṣiṣẹ́ dáadáa tí mo sì rí àṣeyọrí nípa rẹ̀. Nítorí náà àkókò òwúrọ̀ kùtùkùtù ni mo fẹ́ràn jù nínú wọn ọjọ́.

Ìbáṣepọ̀ tó gún mọ́ ló wà láàárín èmi àti olórí ilé iṣẹ́ mi. Nítorí pé mo jẹ́ ẹni àlàáfíà ní ibi iṣẹ́, mo sì jẹ́ ẹni tí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ní ibi iṣẹ́ mi. Mo tún jẹ́ ọ̀kan láàrín àwọn tí ó súnmọ́ ọ̀gá ilé iṣẹ́, nítorí pé mo jẹ́ ọ̀gá àgbà olùṣirò owó ní ilé iṣẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ni èmi àti ọ̀gá ilé iṣẹ́ mi máa ń jíròrò tí a máa ń ṣe àṣàrò lóri bí ilé iṣẹ́ wa yóò ti tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń mú àbọ̀ wá fún ọ̀gá àgbà ilé iṣẹ́ mi lórí gbogbo àwọn okòwò àti àwọn investment tí a ní. Gbogbo rẹ̀ náà ni ọ̀gá mi sì ń fi ń kan sára sí mi tó sì jẹ́ wípé mo ti ṣiṣẹ́ takuntakun fún ilé iṣẹ́ náà, fún mímú gbòòrò ilé iṣẹ́ náà àti mú u mìmu tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó sì mọ̀ dáadáa nípa ilé iṣẹ́ wa wípé a jẹ́ ọ̀kan láàrín àwọn ilé iṣẹ́ tí àwọn ènìyàn lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Ìbáṣepọ̀ tí ó sì wà láàrín èmi àti ọ̀gá mi jẹ́ eleyi tí ó jẹ́ ìbáṣepọ̀ dáadáa tí ó sì mú ọ̀pọ̀lọpọ̀ èso lọ́wọ́. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé ó máa ń pè mí wá sínú ọ́fíísì rẹ̀ láti jọ ṣàṣàrò. Ọ̀pọ̀ ìgbà mìíràn tilẹ̀ wà tó máa ń sọ nípa ìgbésí ayé rẹ̀ fún mi, gbogbo àwọn nǹkan tí ó ti là kọjá, àwọn oríṣiríṣi àdojúkọ tí ó ti ní nígbà tí ó ti wà ní ilé alákọbẹ̀rẹ̀. Nítorí pé ó jẹ́ ènìyàn tí ó pàdánù àwọn òbí rẹ̀ nígbà tí ó wà ní kékeré. Nítorí náà ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ó sì ti, ó sì ti jẹ iyà sẹ́yìn nígbà tí ojú ń pọ̀n tí kò sí ẹnikẹ́ni láti rán lọ́wọ́. Ọ̀pọ̀ àwọn nǹkan yìí ni ó máa ń bá mi sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá pè mí wípé gbogbo ipò tí ẹ̀dá bá wà kì í a máa ṣe dáadáa. Nítorí náà ó jẹ́ ẹni tí ó fẹ́ràn mi. Ọ̀gá ilé iṣẹ́ mi fẹ́ràn mi dáadáa tí ó sì jẹ́ wípé kò sí nǹkan tí yóò le sọ, tí kò le sọ fún mi. Ó máa ń gbà mí níyànjú lórí bí a ti ṣe le dá okòwò ara wa sílẹ̀ tí àwa náà tí a ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ fún ra wa. Ẹlẹ́yi sì máa ń mú kí inú mi dùn nígbàkúgbà tí ó bá ti ránṣẹ́ pè mí láti wá sínú ọ́fíísì rẹ̀. Nítorí pé mo mọ̀ wípé gbogbo ìgbà tí mo bá ti wá papọ̀ pẹ̀lú rẹ̀, ó máa ń kọ́ mi ní oríṣiríṣi àwọn nǹkan tí ó sì ń jẹ́ ẹ̀kọ́ ńlá fún mi tó jẹ́ wípé àwọn ẹ̀kọ́ náà sì jẹ́ eléyi tí ènìyàn lè múlò tí yóò sì ran ènìyàn lọ́wọ́ nínú ìgbé ayé ènìyàn. Ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹni àlàáfíà tí ó sì kó àwọn ènìyàn mọ́ra. Ó jẹ́ ẹni tó fẹ́ràn ẹni tí ó bá ti ń sọ òótọ́, kò fẹ́ràn irọ́, kò sì fẹ́ràn ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Ó fẹ́ràn kí ènìyàn jí akíkanjú kí ó le ṣiṣẹ́ dáadáa kí ó sì lè mú oríṣiríṣi eso rere jáde lẹ́nu iṣẹ́ rẹ̀. Ó mọ̀ wípé lóòótọ́ ó le nira láti kógo gbogbo nǹkan já ṣùgbọ́n ká gbìyànjú nípa nǹkan tí àgbára wa bá gbé ká sì ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ ti a yan. Nítorí náà ìbáṣepọ̀ tó gún mọ́ dáadáa tó sì jẹ́ ìbáṣepọ̀ tó lá láàáfíà nínú ló wà láàrín èmi àti ọ̀gá ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo ti lọ sọdẹ rí dáadáa. Ó ṣẹlẹ̀ wípé ní ìgbà kan rí ní àdúgbò kan tí mo gbé sẹ́yìn níbi ọdún mélòó kan sẹ́yìn. Ó ṣẹlẹ̀ wípé àwọn jàǹdùkú ọ̀gárá ọlọ́ṣà máa wá sí agbègbè yìí láti wá da agbègbè yìí láàmú tí wọ́n sì ń kó oríṣiríṣi àwọn ǹkan lọ. Wọ́n ń kó owó, wọ́n ń kó dúkìá, àwọn mìíràn tilẹ̀ ń jí ọkọ̀ gbé pàápàá. Wàhálà yìí pọ̀ débi wípé a kò mọ nǹkan tí ó kàn láti ṣẹ. A kò ṣe mọ inú ọdo tí wọ́n ń da oruńlá sí. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni ó máa ń wà nínú hílàhílo tí ìbẹ̀rù bojoo sì máa ń mú oníkálukú yálà ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbàlagbà. Eléyìí máa ń fi oníkálukú wa sínú ìpayínkeke àti ìjayà ńlá tó sì jẹ́ wípé ó jẹ́ ǹkan tí ó ń kọni lómi inú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti rántí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Lóòótọ́ a kọ̀wé sí àwọn ìjọba àti àwọn olórí community ṣùgbọ́n wọn kò rí ojútùú sí wàhálà àti ìṣòro yìí. Wọn kò sì rí ohunkóhun ṣe sí ọ̀rọ̀ náà nígbà náà lóun. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló ti ẹ̀ jẹ́ wípé tí wọ́n bá wá tí wọn ò bá rí owó wọn lè sa àwọn ènìyàn láda ṣàkàṣàkà. Ọ̀pọ̀ nínú wọn tìẹ́ tún máa ń fipá bá àwọn obìnrin lọ̀pọ̀. Yálà ó jẹ́ ìyàwó ilé tàbí ó jẹ́ omidan. Wàhálà yìí pọ̀ débi wípé òun ló sokùn fa bí àwọn ènìyàn ti gbèrò láti máa ṣe ọdẹ fún ara wọn nítorí pé kò sí ẹni tí ó lè wá láti wá yọni nínú ìṣòro yìí. Báyìí ni oníkálukú ti pinnu láti máa jáde síta ní alaalẹ́ tí a sì wá àwọn ǹkan tí ó jẹ́ ohun ìjà olóró tí a lè máa mú lọ́wọ́ láti kojú wọn fún ìgbà tí wọ́n bá wá. Eléyìí sì ń ran wa lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti ṣe àṣeyọrí aláìlẹ́gbẹ́ tí a sì wá ojútùú tí ó gbọ́ngbọ́n sí ìṣòro àwọn jàǹdùkú ọ̀gárá ọlọ́ṣà yìí. Irọ̀yìn sì kan dé etígbọ̀ ìjọba tó fi di wípé ó jẹ́ ǹkan ìtìjú fún wọn láti rí i wípé àwọn ará ìlú ni wọ́n dìde fún ara wọn láti dáàbò bo ara wọn àti dúkìá wọn.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe ìbáṣepọ̀ láàárín èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé, mo máa ń rí i dájú wípé àjọ wà ní ojú kan náà tí a sì jọ gbìmọ̀ papọ̀. A jọ máa ń ṣe àsàrò papọ̀, a sì jọ máa ń ṣe oríṣiríṣi àwọn nǹkan papọ̀ láti wá ojútùú sí èyíkéyìí ìṣòro tí a bá ń dojú kọ nípa iṣẹ́. Ọ̀pọ̀ nínú wọn ni ó jẹ́ wípé tí wón bá ní nǹkan tí kò yé wọn nípa iṣẹ́ wọn, wọ́n máa ń gbìyànjú láti kàn sí mi nítorí ọ̀wọ̀ tí mo fi mú wọn. Mo máa ń fi ààyè sílẹ̀ fún wọn láti jẹ́ kí wón béèrè ìbéèrè ohun tí ó takókó lójú wọn nípa iṣẹ́ wọn, mo sì máa ń gbá wọ́n níyànjú. Kódà ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń dá wọn lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tí àá gbà, tí a fi ń ṣiṣẹ́, tí iṣẹ́ fi ń rọrùn, tí a sì fi ń ṣe àṣeyọrí lẹ́nu gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe. Elẹ́yìí sì fà á tí ó fi jẹ́ wípé àń ṣe, àṣeyọrí aláìlẹ́gbẹ́ ni a ti jọ ṣe pẹ̀lú iṣẹ́ wa. A sì ní ìbáṣepọ̀ tó gún mọ́ láàárín yàrá wa. Wón máa ń rí mi gẹ́gẹ́ bí ẹni tí wón lè fọ̀rọ̀lọ̀ àti ẹni tí wón lè gba ìmọ̀ràn ni láti ọ̀dọ̀ rẹwà nítorí pé mo fi ààyè sílẹ̀ fún wọn láti wá sínú ọ́fíísì mi, láti wá bá mi sọ ohunkóhun tí ó bá ń jẹ́ ohun tí ó takókó fún wọn láti ṣe nípa ti iṣẹ́. Elẹ́yìí sì mú kí wọ́n máa bọ̀wọ̀ fún mi dáadáa nítorí pé mi ò ta ẹnikẹ́ni nù. Mo kó gbogbo wọn mọ́ra gẹ́gẹ́ bíi pé àjọ jẹ́ akẹgbẹ́, àṣì jọ jẹ́ òṣìṣẹ́ tí ó ń wá ìgbéga fún ilé iṣẹ́ tí a ń ṣiṣẹ́ fún, tí a sì ń ṣiṣẹ́ t'ọ̀sán tòru láti ṣe àṣeyọrí aláìlẹ́gbẹ́ kí ilé iṣẹ́ wa lè tẹ̀síwájú kí a wà náà, kí a sì lè ní ìgbéga sí lẹ́nu iṣẹ́ wa. Elẹ́yìí ló sì fa ìbáṣepọ̀ tó gún mọ dáadáa láàárín gbogbo wa tí a sì jọ wà ní ojú kan náà.

Bẹ́ẹ̀ni mo ní káàdì ìdánimọ̀, nítorí pé ó ṣe pàtàkì láti ní káàdì ìdánimọ̀. Nítorí káàdì yìí rí gẹ́gẹ́ bí nǹkan tí a lè fi dá wa mọ̀. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni wàhálà àti ìdààmú le ṣẹlẹ̀ tó jẹ́ wípé nípasẹ̀ káàdì ìṣe yìí ni yóò le yọni kúrò nínú ewu tí yóò le ṣẹlẹ̀. Ọ̀pọ̀ ìgbà míràn máa ń wà tó jẹ́ wípé ọlọ́pàá máa ń ṣe stop and search. Àwọn káàdì yìí ni ó sì jẹ́ ǹkan tí yóò le sọ wípé irú ẹni tí ẹni náà jẹ́. Nítorí náà ni mo sì ní káàdì iṣẹ́ mi tí mo sì máa ń mú kiri gbogbo ibi tí mo bá ń lọ kí eléyi jẹ́ àrídájú wípé mo jẹ́ ẹni àlàáfíà láàárín àwùjọ tí mo sì ní ìṣe ojú ọ̀mi tí mò ń ṣe yàtọ̀ sí àwọn tí ó jẹ́ wípé jàndùkú tàbí ìgárá ọlọ́ṣà ni wọ́n. Káàdì ibi iṣẹ́ ṣe pàtàkì láti máa múlọ́wọ́. Mo tún, mo tún máa ń lò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan mi. Yálà bóyá mo fẹ́ fill àwọn fọ́ọ̀mù kan tàbí mo fẹ́ ṣe ohunkóhun kan. Káàdì ìṣe yìí wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń gbìyànjú láti mú lọ́wọ́ jáde.

Mo máa ń ní ìpàdé láàrín ọ̀sẹ̀ tóbi ẹ̀meta sí mẹ́rin láàrín ọ̀sẹ̀ nítorí pé mo máa ń fi àwọn èsì àbájáde àwọn iṣẹ́ wa ṣọwọ́ sí ọ̀gá àgbà ilé iṣẹ́ tí ó sì jẹ́ wípé ó máa ń pe ìpàdé tí a sì jọ máa ń jírórò lórí àwọn ọ̀nà àbáyọ sí àwọn ǹkan tí à ń ṣe àti oríṣiríṣi àwọn ètò lọ́lọ́kan ojọ kan tí a fẹ́ ṣe. A tún máa ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tó súyọ lórí ilé iṣẹ́ wa yálà nípa kíkó ọjà wọlé láti òkèrè àti nípa ṣíṣe àwọn ohun tí ó tọ́ àti èyí tí ó yẹ láàrín àwọn òṣìṣẹ́ pátápátá. A tún máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi ilé iṣẹ́ tí à ń bá dówò pọ̀ káàkiri eleyi si mu kí a máa ṣe ìpàdé yìí tóbi ẹ̀ẹ́mẹ́ta sí ẹ̀ẹ́mẹ́rin lọ́sẹ̀. Mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ mi lẹ́ẹ̀kan láàrín ọ̀sẹ̀ ní èyí tó jẹ́ wípé a máa ń jiroró lórí ọ̀nà tí a lè gbà tí a fi lè mú kí ilé iṣẹ́ náà kí ó tẹ̀síwájú. Lóòótọ́ mo máa ń gba àwọn akẹgbẹ́ mi ní ìyànjú tí a sì máa ń jọba ara wa sọ̀rọ̀ lọ́kan ojọ kan lórí àwọn ìlànà tí a tẹ̀lé ṣùgbọ́n nípa bí a ṣe lè mú kí ilé iṣẹ́ kí ó tẹ̀síwájú. Eléyìí ni a máa ń ṣe ìpàdé ló lórí tó sì jẹ́ wípé gbogbo wa ni a máa n wà ní ìpàdé yìí àti ẹni tó kéré jù títí dórí ẹni tó dàgbà jù ní ilé iṣẹ́ wa. Ṣùgbọ́n tí ó bá se tí èmi nìkan ni, mo máa ń ní ìpàdé papọ̀ pẹ̀lú ọ̀gá àgbà ilé iṣẹ́ tóbi ẹ̀ẹ́mẹ́ta ní àárín ọ̀sẹ̀ láti jọ jírórò àti láti jọ fojú wo bí ǹkan ṣe ń lọ. A tún lé ọ̀pọ̀ ìgbà mìíràn ló sì jẹ́ wípé a máa ń ṣe ìpàdé pọ̀ láti le jọ búwọ́lu àwọn ìwé kọ̀ọ̀kan, àwọn dọ́kúmẹ́ǹtì tí a fi lè kó ọjà wọlé tàbí eléyi ti a ó fi kó ọjà jáde. Ọ̀pọ̀ ìgbà náà ni a sì máa ń ṣe ìpàdé papọ̀.

Ìgbádùn mi ni wípé mo fẹ́ràn àwọn oríṣiríṣi oun láti máà jẹ ìgbádùn rẹ̀. Púpọ̀ nínú wọn ni ó sì jẹ́ ounje tí mo fẹ́ràn jù, eléyi ti ó jẹ́ àkàrà àti ògì. Mo fẹ́ràn rẹ̀ dáadáa nítorí wípé ó jẹ́ ounje tí ó jẹ́ light food tí kò sì jẹ́ ounje tí ó ní weight rara. Eléyìí ló sì fa tí mo fi fẹ́ràn rẹ̀ láti máà jẹ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn rẹ̀ gidi nítorí pé ó jẹ́ ounje tí ó ti mọ́ mi lára láti ìgbà èwe mi wá títí tí mo sì fi dàgbà títí di àkókò yìí. Mo tún fẹ́ràn láti máà jẹ rice, bóyá rice white rice tàbí jollof rice. Mo fẹ́ràn rẹ̀ láti máà jẹ gidi gidi nítorí tí mo bá n jẹ jollof rice ó máa ń dùn mọ̀ mi nínú. Ara àwọn ounje tí mo fi ń jẹ ìgbádùn náà ni èyí. Ọ̀nà tí mo tún gbà láti máa gbádùn ni wípé mo máa ń ra àwọn ohun mímu ẹlẹ́rìndòdò tí ó máa ń ṣa ra lókun. Mi ò fẹ́ràn àwọn ohun ẹlẹ́rìndòdò tó ní ṣúgà púpọ̀ nínú rárá, nítorí pé ṣúgà kò kí ń ṣe ànfàní fún àgọ́ ara wa. Ṣúgà púpọ̀ jù kò sì da fún ọmọkùnrin pẹ̀lú. Mo tún fẹ́ràn láti máà lọ sí àwọn oríṣiríṣi ilé ìgbafẹ́ láti lọ fojú lóunje àti láti jẹ gbádùn ara mi nítorí pé mo máa ń ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ṣùgbọ́n ìgbàkúgbà tí ààyè bá ti wà, mo fẹ́ràn láti máà sinmi, láti máà dára mi ní núdù àti láti máa fojú lóunje láwọn ibi tó ṣe pàtàkì, pàtàkì tó ṣe kókó. Ara àwọn ǹkan yìí náà ni mo máa ń ṣe tí mo fi máa ń jẹ gbádùn ara mi. Àwọn ǹkan tí mo tún fẹ́ràn láti máa gbádùn ni wípé mo fẹ́ràn láti máà na ara mi lórí ibùsọ̀ mi kí n sì máà rán àwọn èrò olùrànlọ́wọ́ ní iṣẹ́ bí àwọn èrò ìrànlọ́wọ́ kọ́tìn kí n sọ fún wípé kí ó pàdé kí ó sì pàdé fún ara rẹ̀. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo fẹ́ láti máa ṣe láti máà fi jẹ gbádùn ara mi nítorí pé ó tọ́ ó sì yẹ ká máa fún ara ní ìsinmi, ká sì jẹ́ kí ìmọ̀lára wa kí ó máa mọ̀ nípa ti ìfọ̀kànbalẹ̀ àti nípa ti inú dídùn. Eléyìí yóò jẹ́ kí ènìyàn lè lo ìgbé ayé pípẹ́, yóò sì jẹ́ kí ènìyàn lo ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ nígbà tí ènìyàn bá ń jẹ gbádùn ara rẹ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ ìsinmi iṣẹ́ tí ó ṣe ọjọ́ Satide. Nítorí pé ó jẹ́ ọjọ́ tó fún mi ní ìsinmi jù dáadáa tí mo sì le ṣe àwọn ohunkóhun tí ọkàn mi ń fẹ́. Àwọn nǹkan tó ń tu ọkàn mi lára àti nǹkan tó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀, mo lè ṣe wọ́n ní ọjọ́ yìí. Mo tún fẹ́ràn ọjọ́ ìsinmi iṣẹ́ yìí nítorí pé mo ní ààyè láti tún gbogbo inú ilé mi ṣe pátápátá títí dé inú ìyẹ̀wù mi àti yàrá ìgbàlejò mi. Mo tún máa ń tún ilé ìdáná mi ṣe pẹ̀lú. Nítorí náà ó jẹ́ ọjọ́ tó fún mi ní ààyè láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Lóòótọ́, ó lè jẹ́ ọjọ́ ìsinmi, ṣùgbọ́n ó tún jẹ́ ọjọ́ tí ènìyàn le wò wípé òun ní ààyè láti tún ilé ṣe àti láti ṣe àwọn gbogbo nǹkan tí ó yẹ kí ènìyàn ṣe ní àwọn nǹkan tí ààyè kò sí fún láti ọjọ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wá bí i fífọ àwọn abọ́, fífọ àwọn aṣọ àti kíku gbogbo ara inú ilé títí dé àwọn ibi tí ohun ìṣelọ́sọ wà. Gbogbo rẹ̀ pátá ni ààyè wà fún láti tún ṣe ní ọjọ́ ìsinmi iṣẹ́. Lóòótọ́, lẹ́yìn tí mo bá ti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tán, mo fẹ́ràn láti máa wà papọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká sì jọ jẹgbádùn ara wa. Nítorí pé ó tọ́ ó sì yẹ kí a máa jẹgbádùn ara wa lẹ́yìn tí à ti ṣiṣẹ́ kárakára láàárín ọ̀sẹ̀. Ilé yìí sì ń mú kí inú wa kí ó dùn, kó sì mú ọkàn wa ní ayọ̀ kíkún wípé bí a tilẹ̀ ṣiṣẹ́ tó pọ̀ tó bẹ́ẹ̀ láti ọjọ́ Ajé títí di ọjọ́ Ẹtì, ilé yìí fún wa ní ọrẹ ọ̀fẹ́ láti lè sinmi àti láti jẹ́gbádùn ara wa pẹ̀lú àwọn ènìyàn wa. Ó tún fún wa lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa pàápàá ká jìjọ wa papọ̀, ká jẹ oúnjẹ aládùn ká sì jọ ṣeré papọ̀.

Bí mo ti máa ń ṣe irun mi ni wípé mo máa ń gé irun mi ní àárín ọ̀sẹ̀ méjì méjì. Nítorí pé mo fẹ́ kí irun mi máa lọlẹ̀ dáadáa. Mo sì jẹ́ ènìyàn tí kò nífẹ́ sí ká máa da irun sí. Nítorí ó máa ń fọ́ mi lórí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti da irun sí. Eléyìí sì sọ̀kún fa kí n máa gé irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Yàtọ̀ sí wípé ó máa ń fọ́ mi lórí. Mi ò nífẹ́ sí kí irun máa pójù lórí. Nítorí pé àwọn tí irun wọn sábà máa ń pọ̀ lórí wọn. Kò kì í jẹ́ kí ẹlòmíràn kan fi ojú ọmọlúàbí wò wọ́n. Nítorí náà ni mi ò ṣe ní ìfẹ́ sí kí irun máa kún kí n tó gé. Mo fẹ́ràn rẹ̀ kó máa mọ́lẹ̀ dáadáa. Tó jẹ́ wípé bí mo bá bu omi sórí kó mi lè dẹ́ gbogbo ìsàlẹ̀ irun mi. Eléyìí ni mo fẹ́ tí mo sì fi ń gé irun mi ní àárín ọ̀sẹ̀ méjì méjì.

Ìwà ìṣòwò mi dára púpọ̀, tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé àwọn ènìyàn nífẹ̀ẹ́ láti máa bá mi dòwò papọ̀. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà tí wọ́n pọ̀ lọ jantìrẹ̀rẹ̀ nítorí pé mo jẹ́ ẹni tí ó jẹ́ olóòótọ́, mo sì ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa àwọn nǹkan tí mò ń tà. Nítorí wipé ó ṣe pàtàkì láti jẹ́ olóòótọ́ nídìí okoòwò wa. Eléyìí yóò sì fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ àti àǹfààní ju àwọn ẹlòmíràn lọ tí wọ́n kò jẹ́ olóòótọ́ àti olódodo sí okoòwò wọn. Mo gbà wípé kò sí nǹkan tí afirọ́ kó jọ tí yóò lè pẹ́ títí lọ, bí kò se wípé nǹkan tí a bá fi òótọ́ inú kó jọ ni ó ń pẹ́ lọ́wọ́ ẹni. Eléyìí sì sokùnfa bí mo ti ṣe jẹ́ olóòótọ́ sí àwọn oníbàárà mi tí mo sì ń ṣòótọ́ nídìí okoòwò mi. Kò sí èrè kankan tí ó jẹ́ fúnni nígbà tí ènìyàn bá ń pàrọ̀ tajà tàbí tí ó ń ṣèké tàbí ṣe àmúlùmálà tàbí ta ohun tí kò tọ̀nà tàbí tilẹ̀ máa ta ayédèrú nǹkan. Eléyìí kò fún wa ní ọ̀nà láti di olówó. Lòótọ́ àwọn ẹlòmíràn lè ṣe kí wọ́n di olówó ṣùgbọ́n wọn kò lè di ọlọ́rọ̀ nítorí pé ìwọ̀nba ni owó yí, owo yii ń lò ní ọwọ́ wọn tí wọn kò fi ni mọ nǹkan tí wọn yóò fi ṣe nítorí pé ó jẹ́ owó tí wọn kò jọ ní ọ̀nà àìtọ́ tí wọ́n sì firọ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn nípa títa ọjà tí kò bójú mú fún wọn àwọn ọjà ayédèrú. Eléyìí jẹ́ nǹkan tí mo kórìíra tí mi ò sì nífẹ̀ẹ́ sí pẹ̀lú. Eléyìí ló sì fa a tí mo fi jẹ́ olóòótọ́ nídìí okoòwò mi tí àwọn ènìyàn sì mọ̀ mi káàkiri tí mo sì ní àwọn oníbàárà púpọ̀ dáadáa nínú okoòwò mi pẹ̀lú. Mo tún ma n se okoòwò mi ní ọ̀nà tó jẹ́ wípé mo lè fi lé ọmọ lọ́wọ́ nítorí wipé àwọn nǹkan tí a bá ń ṣe a gbudọ̀ máa fi lé ọmọ lọ́wọ́. Nítorí náà ni mo se mú okoòwò mi lokukùndùn tí mo sì jẹ́ olóòótọ́ nídìí okoòwò yìí nítorí pé mò ń fẹ́ kí n fi lé ọmọ lọ́wọ́ káwọn náà jẹ́ gbajúgbajà onísòwò pàtàkì láwùjọ káwọn ènìyàn mọ̀ wọ́n káàkiri àgbáláyé.

Ọ̀nà ìlànà ìpolówó mi ni wípé mo máa ń ríi wípé mo ta ọjà tó jẹ́ ojúlówó fún àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi sì mọ̀ mi dáradára wípé mo jẹ́ ẹni tó ń ta ọjà ojúlówó fún wọn. Tó sì jẹ́ wípé gbogbo àwọn ọjà tí wọ́n bá rà láti ọ̀dọ̀ mi ni ó jẹ́ ọjà gidi, tí ó sì jẹ́ ọjà dáradára. Mo gbà wípé tí a bá ta ọjà gidi fún àwọn ènìyàn eléyìí yóò ṣẹ́ ìpolówó wa títí dé ọ̀nà jíjìn. Nítorí wípé tí àwọn ènìyàn bá ríi wípé ọjà tí ó dára ni mò ń tà, eléyìí yóò ṣe àfihàn wípé lóòótọ́ àwọn lè fọkànbalẹ̀ lórí àwọn ohun tí wọ́n bá rà ní ọ̀dọ̀ mi. Eléyìí sì jẹ́ ara ọ̀nà láti polówó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yálà àwọn tí wọ́n wà ní tó sí tàbí àwọn tí wọ́n wà ní jìnnà réré. Ìlànà ìpolówó ọjà mi mìíràn tún ni wípé mo máa ń lọ sórí ẹ̀rọ, ẹ̀rọ rédíò láti lọ polówó àwọn ọjà tí mò ń tà. Nítorí wípé ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ènìyàn mọ nǹkan tí à ń tà tí a bá fẹ́ kí okowò náà kí ó máa tẹ̀síwájú. Eléyìí sì ń ṣokùnfà bí mo tí máa ń lọ sí ilé iṣẹ́ rédíò láti lọ polówó ọjà mi. Mo tún máa ń ṣe ìpolówó ọjà mi lórí WhatsApp. Nítorí wípé àwọn ènìyàn fẹ́ láti máa wo nǹkan tí èèyàn ń tà tí ó sì fún wọn ní òréọ̀fẹ́ àti àǹfààní láti bèèrè àwọn àlàyé níkíkún lórí àwọn nǹkan tí ènìyàn ń tà. Eléyìí ti lẹ̀ rọrùn dáadáa láti ṣe fún ìpolówó ọjà tí ènìyàn ń tà. Nítorí pé ó fún olùrajà àti onìtajà láti sọ̀rọ̀ dáadáa láti bèèrè, ìbéèrè ohun tí ń rú wọn lójú nípa ọjà àti láti mọ ọ̀nà tí ó rọrùn láti lè gba ọjà náà. Ọ̀nà tí yóò sì gba dé ọ̀dọ̀ wọn láì nira láìsí ní jẹ́ wípé wọ́n sọ ẹrú wọn nu tàbí sọ òwò wọn nu. Eléyìí ni ìlànà ìpolówó ọjà mìíràn. Àwọn ìlànà ìpolówó mìíràn tún wà tó jẹ́ wípé mo máa ń ṣe, mo máa ń ṣe ìwé pélébé alámúlẹ́wọ́ tí mo máa pín fún àwọn ènìyàn tí mo bá pàdé. Yálà àwọn tí mo mọ̀ tàbí àwọn tí mi ò mọ̀ rí. Eléyìí sì ń ṣàfihàn wípé ọjà, ọjà tí mò ń tà ó jẹ́ ọjà tí àwọn ènìyàn lè fọwọ́ rẹ̀ sọjà tó sì jẹ́ wípé mi ò ń ṣe ẹni tí ó ń tà nǹkan tí kò dára fún àwọn ènìyàn. Eléyìí náà sì ń ràn mí lọ́wọ́ dáradára fún ìpolówó ọjà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáadáa. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń sùn ní ọ̀nà tí ò rọrùn láti lè rántí àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ lójú òrun. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé tí mo bá ti láàlá, àwọn nǹkan tí mo máa ń ṣe ni wípé lójú ẹsẹ̀ bí mo bá ti jí, mo máa ń gbìyànjú láti kọ àwọn alá yèn sílẹ̀. Lóòótọ́, ó lè nira láti rántí, ṣùgbọ́n mo máa ń gbìyànjú, mo sì máa ń sa gbogbo ipá mi láti rántí. Nítorí àwọn alá yi wọ́n ní ìtumọ̀, wọ́n sì ní ohun kan tí wọ́n ń tọ́ka sí. Wọ́n tilẹ̀ máa ń fún ènìyàn ní àwọn ìmọ̀ràn tàbí ìlànà tàbí fihan ní àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ bóyá ní ọjọ́ iwájú tàbí bóyá ní kíákíá. Irúfẹ́ mẹ́saajì yìí ni àlá máa ń fi ránṣẹ́ sí ni. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti ṣe àmójútó rẹ̀ dáadáa àti láti ṣe àmúlò rẹ̀. Ọ̀nà tí a sì lè gbà láti ṣe eléyìí náà ni wípé ká rántí nígbà tí a bá yí. Ọ̀nà tí a sì fi lè gbà láti máa rántí síwájusi náà ni wípé kí a rí dájú wípé a kọ ala yi sílẹ̀. Lóòótọ́, ó lè jẹ́ àlá tó bani lẹ́rù jọjọ, ṣùgbọ́n eléyìí kò dì wa lọ́wọ́ láti má ṣe ójúṣe wa nípa kíkọ ọ́ lẹ̀ tàbí nípa ríran ti nǹkan tí aláàyè ń sọ fún wa. Bóyá ó ní àwọn àtúnṣe tó yẹ láti ṣe tàbí ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ láti gbé gbogbo ohun kóhun tí alá yi bá sọ fún wa tàbí ìtumọ̀ tí ó bá ní náà ni a gbúdọ̀ kíyèsi dáadáa tí a sì gbúdọ̀ tẹ̀lé àwọn ìlànà tí ó bá yẹ ní títẹ̀lé nípasẹ̀ ti àlá náà. Àlá máa ń tọ́ni sọ́nà ní ọ̀pọ̀ ìgbà, ó sì máa ń fi àwọn ohun tí yóò ṣẹlẹ̀ han ni. Lóòótọ́, àlá lè pín sórisirísi. Àwọn àlá mìíràn wà tó jẹ́ wípé àwọn nǹkan tí a gbé sọ́kàn ni ó mú kí a la irú alá yi. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àlá ń fúnni ní, ó ń fúnni ní àwọn àmì tàbí àwọn ohun tí yóò le ṣẹlẹ̀. Ẹ̀níyàn sì gbúdọ̀ kíyèsára ká máa ma rò wípé gbogbo rẹ̀ ni ó jẹ́ nǹkan tí a gbé sọ́kàn. So nítorí náà, ọ̀nà tí mò ń gbà rántí àwọn àlá mi ni wípé mo máa ń gbìyànjú láti kọ wọ́n sílẹ̀ ní kété tí mo bá ti jí láti ojú òrun.

Fóònù alágbèéká tí mò ń lò jẹ́ fóònù Samsung. Nítorí Samsung jẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà fóònù alágbèéká tí ó sì ń ṣiṣẹ́ dáadáa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ memory, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi feature tí ènìyàn lè lò lóríṣiríṣi. Samsung jẹ́ fóònù tí àwọn ènìyàn fẹ́ràn dáadáa, nítorí pé ó jẹ́ fóònù tí o lórúkọ tí àwọn ènìyàn mọ̀ tí ó sì ti wà tipẹ́tipẹ́. Samsung jẹ́ fóònù tí wọ́n ti ní orúkọ dáadáa nípa àwọn oríṣiríṣi àwọn fóònù tí wọ́n ṣe jáde pẹ̀lú bí ó ṣe jẹ́ fóònù gidi ni wọ́n ṣe. A mọ̀ Samsung mọ̀ fóònù tí wọ́n ṣe wípé fóònù gidi ni. Nítorí náà ni ó ṣe jẹ́ gbajúgbajà láàárín àwùjọ àwọn ilé iṣẹ́ tí ó ń ṣe ètò fóònù. Fóònù Samsung tún ní ọ̀pọ̀lọpọ̀ ààyè tí ènìyàn lè fi ṣe oríṣiríṣi àwọn nǹkan. Wọ́n tún ní àwọn nǹkan tí ènìyàn lè lò láti fi ìkan pamọ́ àti láti fi oríṣiríṣi fáìlì pamọ́ pẹ̀lú. Eléyìí ni ó sì sokùn fa bí ó ti jẹ́ gbajúgbajà. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ dáadáa nítorí pé ó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀, ó sì ń ṣiṣẹ́ dáadáa. Ó ń ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ fún mi lóòrèkóòrè.

Bí mo ti máa ń jí ní òwúrọ̀ ni wípé tí ó bá ti di agogo márùn ún ìdájí ni mo máa ń jí. Mo máa ń ti séètì àláàmù ní alẹ́ kí n tó sùn. Bí àláàmù ibà ṣe ti dún tí mo bá ti jí, mo fẹ́ràn láti kọ́kọ́ gbàdúrà kí n tó se ohunkóhun. Lẹ́yìn náà mo máa ṣeré ìdárayá ránpẹ́. Lẹ́yìn náà mo máa lọ wẹ̀. Bí mo bá ti wá wẹ̀ tán mo fẹ́ràn láti se tíì tàbí kọfí. Tí mo bá fẹ́ mu kọfí nìkan, mo lè po níwọ̀nba kí n mú kó tó di wípé màá sáré dáná oúnjẹ tí mo fẹ́ gbé lọ sí ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn lọ síwà tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa mu tea dáadáa kó tó di wípé mo dá iná kí n tó máa múra lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn láti máa soúnjẹ lọ́wọ́ lọ sí ibi iṣẹ́ ní àwọn òwúrọ̀ tí mo bá ti jí nítorí pé mi ò nífẹẹ ká máa ra oúnjẹ. Mo máa dáná oúnjẹ tí màá jẹ, màá sì gbé oúnjẹ mi lọ́wọ́ lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Coffee dára láti máa mu ní gbogbo ìgbà. Ìdí síniyìí tí mo fi fẹ́ràn láti máa mu coffee ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé bí mo bá jí ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa mu coffee nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára, ó sì máa ń ṣàrà mí lọ́rẹ pẹ̀lú. Eléyìí náà ni ó fàá tí mo fi ń mu coffee dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí mo bá po coffee ní òwúrọ̀ tí mo bá jí, mo máa ń gbìyànjú láti po ẹlẹ́yi tí mo lè gbé lọ sí ibi iṣẹ́. Eléyìí sì fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti lè mu coffee tí mo gbé wá sí ibi iṣẹ́ ní àkókò tí ó bá wù mí. Coffee dára, gbogbo ìgbà ni mo sì máa ń mú pẹ̀lú. Yálà, bóyá òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àsálẹ́, gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa mu coffee.

Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ rárá. Mi ò dẹ̀ kí ń fi pamọ́ síbikíbi. Mo máa ń fẹ́ láti mú kọ́kọ́rọ́ mi lọ́wọ́ ní gbogbo ìgbà tí mo bá ti ń jáde. Nítorí pé nípa fífi kọ́kọ́rọ́ pamọ́ sí ilé tàbí fi pamọ́ sí ibìkan ó léwu púpọ̀. Nítorí pé ẹnikẹ́ni lè ríi wa tàbí kó firi wa nígbà tí a bá ń fi kọ́kọ́rọ́ yìí pamọ́. Eléyìí sì léwu púpọ̀ nítorí pé ó rọrùn fún àwọn jàndùkú àti ìgárá ọlọ́ṣà láti mú kọ́kọ́rọ́ náà láti lọ fi ṣe ohunkóhun. Wọ́n ti lẹ̀ lè sí ilẹ̀kùn inú ilé láì ro tẹ́lẹ̀ kí wọ́n sì kó gbogbo dúkìá ẹni lọ. Eléyìí ló sì ṣe okùnfà bí mo ti máa ń mú kọ́kọ́rọ́ mi lọ́wọ́ nígbà kúgbà tí mo bá ń lọ. Mo máa ń fi sínú ọkọ̀ mi ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi jáde. Mo fẹ́ràn láti máa fi kọ́kọ́rọ́ ilé mi sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Bí ó sì ṣe ti kọ́kọ́rọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ní ìgbà kúgbà tí mi ò bá gbé lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn láti máa fi sínú àpò ẹ̀yìn mi. Nítorí pé eléyìí yóò le jẹ́ kí ó wà ní ìpamọ́ dáadáa tí ọkan mi sì balẹ̀ wípé kò sí ohunkóhun tí ó lè gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi jẹ́ ǹkan tí mo gbàgbọ́ wípé ó léwu tí ó sì jẹ́ wípé bí ìjàmbá rẹ̀ bá ṣẹlẹ̀, ó jẹ́ eléyìí tí ó máa ń lágbára tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì máa ń sọnù. Lóòótọ́ àwọn ènìyàn tí wọ́n ń gun ọkọ̀ ojú omi ní láti gbaradì láti wọ aṣọ tí ó lè gbé wọn fò sí ojú omi bí ìjàmbá ọkọ̀ ojú omi bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ ìrìn-àjò tí mo rí wípé ó léwu tí ó sì máa ń bà mí lérù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lóòótọ́ gígùn ọkọ̀ ojú omi mi, mi ò gun fún ìgbà pípẹ́. Mo kàn gun fún bí ìgbà bí márùn-ún àbí mẹ́fà láti ìgbà tí mo ti wà ní kékeré títí di àkókò tí mo wáyé nítorí ó jẹ́ ìrìn-àjò tí mi ò nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n ǹkan tí ó mú mi gun ọkọ̀ ojú omi yìí ni wípé níbi tí mo lọ láti lọ sójú ilé iṣẹ́ mi àwọn ìlú kan wà tí ó jẹ́ wípé kò sí ìrìn-àjò mìíràn lẹ́yìn ìrìn-àjò ojú omi. Eléyìí ló sí sokùnfa bí mo ti gun ọkọ̀ ojú omi lọ sí àwọn ìlú yìí. Mo tún gun ọkọ̀ ojú omi rí nígbà tí mo parí ilé ìwé gíga mi tí mo ṣe lọ sin ilẹ̀ bàbá mi. Eléyìí ni mo fi tún gun ọkọ̀ ojú omi, ṣùgbọ́n ó jẹ́ ǹkan tí ó máa ń bà mí lérù tí mi ò nífẹ̀ẹ́ sí rárá.

Ọ̀nà tí mo máa ń gbà kojú ìṣòro ní ibi iṣẹ́ ni wípé, mo máa ń kọ́kọ́ wo àwọn nǹkan tí ó mú ìṣòro yìí wá. Yóò sì fún mi ní àǹfààní láti mọ ọ̀nà tí mo lè gbà láti wá ojútùú sí ìṣòro yìí. Nígbà tí mo bá ń wo ṣàkún ibi tí irú ìṣòro bẹ́ẹ̀ ti wá. Ó fún mi ní ọrẹ ọ̀fẹ́ púpọ̀ láti mọ kín ni ojútùú tí mo lè wá sí ìṣòro náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo sì máa ń gbìyànjú láti pe àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi láti jọ̀ wo kín ni nǹkan tí a lè ṣe sí àwọn ìṣòro yìí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, máa ń kọ́kọ́ ṣe ìwádìí tẹ̀síwájú nípa ìṣòro èyíkéyìí tí mò ń kojú ní ibi iṣẹ́ tàbí eléyìí tí ilé iṣẹ́ mi ń kojú paapaa. Eléyìí sì máa ń ràn mí lọ́wọ́ gidigidi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti tètè rí ojútùú sí ìṣòro náà. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń wọ orí ẹ̀rọ ayélòkára láti ṣe ìwádìí tẹ̀síwájú. Nítorí pé bí ojú ti ń mọ́ tí ọjọ́ ń gori ọjọ́, bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ìjìnlẹ̀ ń tẹ̀síwájú. Kò sì ṣí bí ìmọ̀ ìjìnlẹ̀ ti ṣe gbinlẹ̀ tó tí kò ní ìṣòro tí ó lè yanjú. Idí pàtàkì sì rèé tí mo fi nífẹ̀ẹ́ láti máa ṣe àwọn ìwádìí tó gbọ́ngbọ́n lórí àwọn ẹ̀rọ ayélukára yìí láti wá ojútùú sí àwọn ìṣòro. Mo tún máa ń rí dájú wípé mo fi àyè sílẹ̀ fún àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi láti jẹ́ kí wọ́n kí ó lọ ní ọ̀kọ̀ọ̀kan sí ọ̀nà tí wọ́n mọ̀ láti fi wádìí sí àwọn ìṣòro wọ̀nyí. Nígbà tí gbogbo wa tí a bá sì jọ fi ọwọ́ wẹ ọwọ́, a ó rí ojútùú sí ìṣòro yìí. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo fẹ́ràn láti máa lọ sí orí ẹ̀rọ ayélòkára láti wá ojútùú sí èyíkéyìí ìṣòro tí mo bá ń kojú ní ibi iṣẹ́.

Irú kọ̀ǹpútà tí mo ní jẹ́ Apple. Nítorí pé ó jẹ́ kọ̀ǹpútà tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àyè tí ó sì ń yára gidi lórí èyíkéyìí iṣẹ́ tí a fẹ́ fi ṣe. Ó jẹ́ kọ̀ǹpútà tí àwọn ènìyàn gbàgbé pé òun ni ó dára jù. Nítorí náà ni mo ṣe yàn láàyò láti máa lò. Lílo kọ̀ǹpútà yìí ti fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ore ọ̀fẹ́ àti àǹfààní sí oríṣìíríṣìí ǹkan. Yálà nípa ṣíṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ síwájú sì tàbí nípa ṣíṣe ìwádìí sí èyíkéyìí ìṣòro tí mo lè máa kojú. Ẹ̀rọ kọ̀ǹpútà yìí jẹ́ ẹ̀rọ kọ̀ǹpútà tí ó lágbára dáadáa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àyè, ó yára fáfa láti ṣiṣẹ́, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sọftware lórí tí ènìyàn lè lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì náà ni mo máa ń fi sórí kọ̀ǹpútà yìí tí ó sì jẹ́ wípé gbogbo ǹkan tí mo bá fẹ́ kí kọ̀ǹpútà yìí ṣe ni ó ń ṣe fún mi. Ó ń fi mí lọ́kànbalẹ̀, ó ń ṣiṣẹ́ dáadáa bí mo ti fẹ́. Ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àyè tí mò ń fi àwọn fáìlì pamọ́ sí. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń lo kọ̀ǹpútà yìí yálà bóyá lọ́sàn tàbí lálẹ́. Gbogbo ìgbàkúgbà tí mo bá ti fẹ́ lo kọ̀ǹpútà yìí ló ń dá mi lóhùn tó sì ń ṣe àwọn ǹkan tí mo fẹ́ ṣe. Kọ̀ǹpútà Apple jẹ́ kọ̀ǹpútà tí ó dára tí mo sì ń lò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Mo ní ibi kan tí mo yà sọ́tọ̀ fún òjò nígbà tí ó bá ń rọ̀. Ibe ni mo sì dárí gbogbo àwọn omi àgbàrá tí ó bá ń bọ̀. Ibe ni mo dárí wọn sí nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí gbogbo agbègbè mi kí ó wà ní ìmọ́tótó nígbà tí mo dárí àwọn omi òjò yìí sí, sí ọ̀nà kan tí omi yìí yóò sì máa gba ibẹ̀ sàn lọ nítorí mo nífẹ̀ẹ́ sí agbègbè tí ó mọ́ tónítóní dáadáa tí kò sì sí àwọn ìdọ́tí kankan ní agbègbè náà. Eléyìí ló sì fa tí mo fi ṣe àgbàlá òjò níbi tí òjò yóò máa gba àti ibi tí omi òjò yóò máa darògún sí. Eléyìí sì ti jẹ́ kí àyíká àti agbègbè mi kí ó wà ní ìmọ́tótó tí mo sì ní ìfọ̀kànbalẹ̀ nígbà kugba tí òjò bá ń rọ̀ wípé bí òjò tilẹ̀ ṣe le pọ̀ tó, kò ní fa ewu kankan ní àyíká àti agbègbè ibi tí mo wà.

Ìgbà tí mo kẹ́yìn rin ìrìn àjò fún iṣẹ́ jẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣẹlẹ̀ wípé ní ọ̀sẹ̀ tó kọjá, mo rin ìrìn àjò fún iṣẹ́ lọ sí ìlú Port Harcourt níbi tí mo ti lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ọ̀gá lọ́gá ilé iṣẹ́ kan tí a fẹ́ bá dówòpọ̀. Ó sì jẹ́ ìrìn àjò tí ó fún mi ní ìrírí àti oore ọ̀fẹ́ lá tún tì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀gá lẹ́nu iṣẹ́ wa. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń rin ìrìn àjò fún ilé iṣẹ́ yìí, ní torí wípé mo jẹ́ olùṣírò owó àgbà ní ilé iṣẹ́ yìí tí mo sì jẹ́ ẹni tí ó súnmọ́ ọ̀gá àgbà ilé iṣẹ́. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ láti máa lọ sí ìrìn àjò fún ibi iṣẹ́ mi. Mo sì ti gba ọ̀nà àwọn ìrìn àjò yìí pàdé oríṣiríṣi àwọn ènìyàn jàǹkàn jàǹkàn láwùjọ àti àwọn ènìyàn ńlá ńlá ní orílẹ̀ èdè yìí. Mo ti bá oríṣiríṣi àwọn gómìnà gómìnà pàdé àti àwọn mínísítà nípa àwọn ìrìn àjò yìí. Eléyìí sì ń fún mi ní ìwúrí àti ìdùnnú wípé mo lè fi iṣẹ́ mi yangàn nítorí pé ó ń mú mi pàdé àwọn ènìyàn jàǹkàn láwùjọ. Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo rin ìrìn àjò kẹ́yìn fún ilé iṣẹ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé jẹ́ bí ọdún méjì sẹ́yìn. Ó ṣe lẹ̀ wípẹ́ mo lọ se kọ́ọ̀sì kékeré kan ní ilé ìwé gíga ní bí ọdún méjì sẹ́yìn. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa láti ní ìgbéga sí i níbi iṣẹ́ mi nítorí pé ilé iṣẹ́ mi nílò ẹni tí ó mọ̀ dáadáa nípa ètò ìṣúná àti ètò ìṣirò owó. Lóòótọ́, nípa bí a ti ń ṣe ìṣirò owó ni mo kà ní ilé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n ilé iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ fún lọ́wọ́lọ́wọ́ ń fẹ́ ẹni tí ó tún lè ní ìmọ̀ nípa bí a ti ń ṣe okoòwò àti ìṣúná owó. Eléyìí ló sì fa tí mo fi lọ sí ilé ẹ̀kọ́ gíga láti lọ fi ìmọ̀ kún ìmọ̀ fún bí ọdún kan. Lẹ́yìn tí mo sì parí ilé ẹ̀kọ́ yìí tí mo sì gba satifíkétì mi, eléyìí ràn mí lọ́wọ́ láti di ipò tí ó ga mú ní ilé iṣẹ́ mi. Ó jẹ́ ohun ìwúrí fún mi pàápàá pẹ̀lú nítorí pé ó jẹ́ kí ń jẹ́ ẹni ìṣáájú láàárín àwọn akẹgbẹ́ mi tí wọ́n sì máa ń wò mí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọ̀gá fún wọn. Lóòótọ́ àtijọ́ jẹ́ akẹgbẹ́ rí ní inu ipò kan náà ní ilé iṣẹ́. Ṣùgbọ́n nípa ọre ọ̀fẹ́ àti àǹfààní tí mo ní láti lè ní ìwé satifíkétì yìí, eléyìí sì ràn mí lọ́wọ́ dáadáa láti tunti tesíwájú lẹ́nu iṣẹ́ mi. Ó fún mi láǹfààní láti ní ìgbéga ó sì fún un mi ní ààyè lá tunti máa gba owó ju iye tí mò ń gbà lọ ní ilé iṣẹ́ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin kẹ́yìn jẹ́ Satide méjì sẹ́yìn. Wọ́n sẹlẹ̀ wípé olórin tàka súfèé kan wá sí ilé ìgbafẹ́ níbi Satide méjì sẹ́yìn. Eleyìí sì fún mi ní àǹfààní láti lọ sí ìbí ile orin yìí láti lọ dára mì yá àti láti fojú lóúnjẹ. Mo sì pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ní ibi ilé orin yìí tí ó jẹ́ wípé ó pẹ́ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi yìí tí a ti ríra kẹ́yìn. Eléyìí sì mú kí a pàdé ara wa, kí a sì jọ̀ jẹ ìgbádùn orin náà ní ọjọ́ náà lọhùn níbi Satide méjì sẹ́yìn báyìí. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé mo máa ń lọ sí ilé orin ní ilé ìgbafẹ́ tó jẹ́ wípé oríṣiríṣi àwọn olórin tàka súfèé ni wọ́n ń wá sí ibẹ̀ láti wá kọ orin. Ṣùgbọ́n eléyìí tí mo lọ níbi Satide méjì sẹ́yìn jẹ́ àkànṣe orin tí wọ́n gbé oríṣiríṣi àwọn olórin wá láti wá kọ orin kí wọ́n dá àwọn ènìyàn lára yá, kí wọ́n sì mú inú àwọn ènìyàn dùn. Mo jẹ ìgbádùn ara mi nítorí pé jíjẹ ìgbádùn ṣe pàtàkì. Ó sisẹ́ kókó lẹ́yìn tí a bá ti se wàhálà ní ibi isẹ́ ní gbogbo ọ̀sẹ̀. Ó se pàtàkì láti wá ibi ìsinmi àti láti jẹ ìgbádùn ara wa. Láko tán, Satide méjì sẹ́yìn ni mo lọ sí ibi orin.

Àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe kí n tó sùn. Láàkọ́kọ́ mo fẹ́ràn láti wẹ̀ kí n tó sùn. Nítorí pé tí mo bá fi omi sára, ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ara mi wà ní ipo tí ó dára láti le sùn. Lóòótọ́ ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó le rẹ̀ mí láti ibi iṣẹ́ wá, ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ pé mo lè máa jẹun tí máa fi sùn. Ṣùgbọ́n lọ́jọ́ tí oore ọ̀fẹ́ àti àǹfààní bá wà tí mo bá le se oúnjẹ, eléyìí yóò jẹ́ kí oorun wá dáadáa. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo fẹ́ràn láti máa wẹ̀ ní alẹ́ kó tó di wípé máa lọ sùn. Ǹkan tí mo tó fẹ́ràn láti máa ṣe ní alẹ́ kí n tó sùn ni wípé mo máa ń rí dájú wípé mo ka ìwé kí n tó sùn. Eléyìí máa ń mú ọpọlọ mi pé dáadáa, ó sì máa ń tu ọkàn mi lára. Ó máa ń fún mi ní oríṣìíríṣìí inspiration nínú ọpọlọ mi. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ láti sùn dáadáa. Oríṣìíríṣìí ìwé ni mo lè ka, ó lè jẹ́ ìwé àkàgbádùn ó sì lè jẹ́ ìwé ìtàn, ó lè jẹ́ ìwé eré ìdárayá. Oríṣìíríṣìí ìsọ̀rí ìwé yóò ti ì bá jẹ́ mo kàn fẹ́ràn láti máa ka àwọn ìwé kó tó di wípé máa sùn. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà. Kódà bó jẹ́ ọjọ́ tí ó bá ti ẹ̀ rẹ̀ mí tí mo ti rò lérò wípé oorun kò ní wá rárá, ṣùgbọ́n lẹ́yìn tí mo bá ti ṣe eléyìí tí mo ti wẹ̀ tí mo sì mú ìwé láti ka, oorun yóò kú mi dáadáa ó sì ń jẹ́ kí n sùn orun àsùndán kán dáadáa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ẹ̀fọ́rí yìí sì ń wá. Mo sì lérò wípé bí mo tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni ó ń fa ẹ̀fọ́rí yìí fún mi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo ní láti ṣe ní ibi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni ó wà ní iwájú mi. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń ro ọ̀nà láti lè parí àwọn iṣẹ́ yìí tí yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọ̀gá àgbà ilé iṣẹ́ wa. Èyí ló sì fàá tó fi máa ń fa ẹ̀fọ́rí. Mo tún máa ń ṣe ìṣirò owó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo sì tún máa ń ṣe ètò ìṣúná ilé-iṣẹ́ wa. Èyí sì ń jẹ́ ara àwọn nǹkan tí ó ń ṣokùnfà orí fífọ́. Nítorí pé nígbà tí gbogbo àwọn ènìyàn bá ń wo, tọ́n bá ń wo àwòkọ́ṣe ènìyàn, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ṣe ohun tó tọ́ àti ohun tí ó yẹ kí ó sì jẹ ẹni tí ó jẹ́ ẹni àwòkọ́ṣe láàárín àwùjọ. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ohun láti ṣe, ọ̀pọ̀lọpọ̀ fáìlì láti yẹ̀wò, ọ̀pọ̀lọpọ̀ ohun kan láti fi ránṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì àti ọ̀pọ̀lọpọ̀ ímeèlì láti sẹ́ẹ̀ndì. Eléyìí sì ń jẹ́ nǹkan tí ó ń fa orí fífọ́ fún mi. Nítorí pé mo ní oríṣìíríṣìí àwọn nǹkan tí mò ń rò nínú ọpọlọ mi bí mo ti ṣè lè yanjú gbogbo ìṣòro tí ó bá súyọ, àti bí mo ti ṣe sì lè wá ojútùú sí àwọn ìṣòro náà àti bí mo ti ṣè lè ṣe gbogbo iṣẹ́ ní àṣeyọrí tí kò ní sí ìkọsẹ̀ kankan, tí kò sì ní sí kọ́nú-n-kọ́họ nínú gbogbo àwọn iṣẹ́ tí mo bá ṣe pátápátá.

Méjèèjì ni mo fẹ́ràn dáadáa. Mo fẹ́ràn kọfí, mo sì fẹ́ràn tíì. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń jí lòwúrọ̀ tí mo máa ń po kọfí láti mu. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé mo máa ń jí ní òwúrọ̀ láti mu tíì pẹ̀lú. Ọ̀nà tí mo sì gbà tí mo fi fẹ́ràn àwọn méjèèjì ni wípé mo fẹ́ràn láti kọ́kọ́ mu kọfí ní òwúrọ̀ tí mo bá jí nítorí pé ó máa ń fún mi ní inspiration dáadáa, ó sì máa ń fún mi ní okun àti agbára. Tí mo bá ti mu kọfí tán, mo fẹ́ràn láti ṣe oríṣiríṣi àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Mo sì tún máa mu tíì náà pẹ̀lú láwọn òwúrọ̀ ọjọ́ mìíràn láti, láti fi ṣe oúnjẹ òwúrọ̀ kùtùkùtù nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé bí mo bá dé ibi iṣẹ́, kò kí ń sí ore ọ̀fẹ́ àti àǹfààní láti jẹun ní kíákíá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fáìlì ló ti wà lórí tábìlì mi láti yẹ̀wò, láti ṣe àtúnṣe sí àti láti fi ránṣẹ́ sí Ọ̀gá àgbà ilé iṣẹ́. Eléyìí sì ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí tí mo fi fẹ́ràn láti máa mu tíì kí n tó kúrò nílé. Mo máa ń jẹ búrẹ́dì bí i slice méjì tàbí mẹ́ta láti kọ́kọ́ fi tẹ́lẹ̀ inú kó tó di wípé màá kúrò ní ilé. Nítorí pé mo lè má tètè rí àǹfààní láti jẹun. Mo fẹ́ràn láti máa mu àwọn méjèèjì kọfí àti tíì, méjèèjì ni mo fẹ́ràn dáadáa.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi pọ̀ dáadáa tí mo sì ti ń ronú tí mo sì ń gbúgbèrò rẹ̀ láti kọ́ àwọn ìmọ̀ tuntun síwájú síi dáadáa. Nítorí pé eléyìí yóò le ràn mí lọ́wọ́, yóò sì le mú mi tẹ̀síwájú lẹ́nu ìṣe mi. Nítorí pé ó ṣe pàtàkì fún mi láti kọ́ àwọn ìmọ̀ kún, láti fi àwọn ìmọ̀ kún ìmọ̀ mi ní àwọn ìmọ̀ tuntun mìíràn. Nítorí pé àwọn ènìyàn rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó súnmọ́ ọ̀gá ilé iṣẹ́. Nítorí náà ló ṣe ṣe pàtàkì tí ó sì jẹ́ dandan fún mi láti máa ní àwọn ìmọ̀ tuntun kún àwọn ìmọ̀ mi nípa ti ìṣe mi. Ìmọ̀ tí mo ń fẹ́ láti kọ́ ni ìmọ̀ ìbánisọ̀rọ̀ dáadáa. Mo ń fẹ́ láti kọ́ ìmọ̀ ìbánisọ̀rọ̀ kí n lè máa bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ dáadáa, àwọn akẹgbẹ́ mi àti àwọn oníbàárà mi dáadáa. Eléyìí yóò ràn mí lọ́wọ́ láti lè wà ní ìbáṣepọ̀ tó kún mó pẹ̀lú àwọn oníbàárà àti àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́. Eléyìí yóò tún kọ́ mi bí ènìyàn ti lè sì lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú oníbàárà àti àwọn alábáṣiṣẹ́ pọ̀. Ìmọ̀ mìíràn tí mo tún ń gbèrò láti kọ́ ni nílo ẹ̀rọ àti ìmọ̀ ẹ̀rọ tuntun. Nítorí pé bí ojú ti ń mọ́ tí ìmọ̀ ìjìnlẹ̀ ń tẹ̀síwájú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń yípadà. Ó sì ṣe pàtàkì láti máa fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ àti láti máa fi ìmọ̀ kún ìmọ̀ kí ènìyàn lè wà dọ́gba dọ́gba pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ káàkiri àgbáláyé. Eléyìí yóò sì ṣe ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ fún mi nígbà tí mo bá fi ìmọ̀ kún ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi nǹkan ni mo fẹ́ kọ́ nípa ti ìṣe mi tí ó sì ṣe pàtàkì tí mo sì ń gbèrò rẹ̀ dáadáa. Ìmọ̀ mi, ẹ̀kọ́ mìíràn tí mo tún ń gbèrò láti kọ́ tí mo sì ń gbèrò láti mọ̀ ni wípé mo fẹ́ kọ́ bí a ti ń ṣe àkókò dáadáa. Nítorí pé bí ènìyàn bá kọ́ bí a ti ń lo àkókò ìṣe dáadáa, eléyìí yóò le jẹ́ kí ènìyàn máa parí iṣẹ́ tí ó fẹ́ ṣe ní àkókò tí ó yẹ láì fi àkókò sòfò rárá. Eléyìí yóò sì ràn mí lọ́wọ́ láti lè máa mọ gbèdéke iye ìgbà àti àkókò tí mo ní láti fi parí àwọn fáìlì bóyá ní ìsọ̀rí tí mo bá pín wọn síi, bóyá fáìlì ẹyọ kan tàbí fáìlì márùn-ún. Sí ṣàmúlò àkókò dáadáa yóò ràn mí lọ́wọ́ láti lè máa parí àwọn ìṣe òjò mi àti láti lè máa máa jẹ́ kí àwọn iṣẹ́ kí ó máa Guòóri ara wọn lórí tábìlì mi. Eléyìí yóò ràn mí lọ́wọ́ dáadáa. Gbogbo àwọn ìmọ̀ tí mo ń gbèrò láti kọ́ nìyí yàtọ̀ sí nípa kíkọ́ àwọn ìmọ̀ yìí. Mo tún ní ìmọ̀ láti kọ́ nípa bí a ti ń jẹ́ adarí lẹ́nu iṣẹ́. Nítorí pé mo súnmọ́ ọ̀gá àgbà ilé iṣẹ́, mo sì gbálérò wípé bí mo bá máa lo ọdún méjì sí mẹ́ta sí i, wọn lè fi mí ṣe ọ̀gá àgbà àti olùdarí ilé iṣẹ́. Eléyìí sì ń fún mi ní àwọn ìlànà tí mo lè tẹ̀lé láti máa kọ́ àwọn ìmọ̀ yìí bí a ti ń ṣe adarí lẹ́nu iṣẹ́.

Gíga tí mo ga tó ìwọ̀n bàtà márùn-ún àti inch mẹ́fà. Mo jẹ́ ẹni tí kò fi gbogbo ara ga púpọ̀ tí mo sì jẹ́ ẹni tí ó lẹ̀pa. Mo jẹ́ ẹni tí ó moọ́ra díẹ̀ níwọ̀nba. Báyìí ni gíga tí mo ga sí tó. Lóòótọ́ mo fẹ́ràn kí n ga dáadáa ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé èmi kọ́ ni mo ṣẹ̀dá ara mi, ìdí pàtàkì sì náà re tó fi ṣe pàtàkì láti gba bí adẹ́da ti dánì. Nítorí náà gíga mi jẹ́ gíga ìwọ̀n bàtà márùn-ún àti inch mẹ́fà. Mo jẹ́ ẹni tí ó lè gbé ara mi nígbà kugba. Mo lè sáré ní oríṣìíríṣìí ìbùsọ̀, mo sì lè ṣe ohunkóhun ṣùgbọ́n ó kàn jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń rò, mo sì máa ń rí wípé ó yẹ kí n ga tó ìga ìwọ̀n bàtà mẹ́fà. Ṣùgbọ́n kò sí nǹkan tí ènìyàn lè ṣe sí eléyìí. Mi ò ti è rò wípé òògùn kankan wà tí ènìyàn lè lò lẹ́yìn wípé kí ènìyàn gba bí adẹ́da ti dánì. Lakotan, mo ga níwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún àti inch mẹ́fà.

Rárá, mi ò tíì dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ó fẹ́ lè má sì ọjọ́ tí mi ò kí ń lo ẹ̀rọ ayárabíàṣá. Nítorí pé yàtọ̀ sí ẹ̀rọ ayárabíàṣá ti ibi iṣẹ́, èmi pàápàá tún ní ẹ̀rọ ayárabíàṣá tí mo máa ń lò fún ara mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni mo sì máa ń lo ẹ̀rọ ayárabíàṣá yìí fún. Yálà iṣẹ́ ara ẹni tàbí iṣẹ́ ti ibi iṣẹ́. Eléyìí ló sì sokùn fa bí mo ti máa ń lo ẹ̀rọ ayárabíàṣá lójoojúmọ́. Lóòótọ́, ní àwọn ọjọ́ ìsinmi iṣẹ́ bí ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi, mo lè lo ẹ̀rọ ayárabíàṣá, ṣùgbọ́n ó kàn jẹ́ wípé àwọn iṣẹ́ tí mo lè ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá lè má pọ̀. Ó lè jẹ́ fún lílò bí ìwọ̀n bíi wákàtí kan sí méjì. Ṣùgbọ́n gbogbo ọjọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá. Ó lè jẹ́ wípé nípa ṣíṣí àwọn fáìlì tó tóbi jù fóònù lọ láti lè rí wọn àti láti lè rí gbogbo àwọn nǹkan tí ó wà lórí fáìlì yìí. Eléyìí ló sì fa tó fi jẹ́ wípé ó fẹ́ lè má sì ọjọ́ tí mi ò kí ń lo ẹ̀rọ ayárabíàṣá.

Rárá, mi ò ní irungbọ̀n, nítorí mo jẹ́ ẹni tí kò fẹ́ràn àti máa da irun sí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo sì jẹ́ ẹni tí ò fẹ́ràn láti máa da irungbọ̀n sí pẹ̀lú. Nítorí pé mi ò fẹ́ lè fi gbogbo ara mọ́ kí irungbọ̀n máa gùn dáadáa. Ìdísì ni yìí tí mo fi máa ń gẹ irungbọ̀n mi lóòrè kóòrè. Mo jẹ́ ẹni tí irungbọ̀n máa ń yún tí ó bá ti ń gùn. Lóòótọ́, àwọn ènìyàn ń wò wípé bí a bá ti ṣe rí ni a ti ṣé ń ṣe àpèjúwe ẹni. Eléyìí sì ṣe ara òkùnfà bí mo ò ti fi gbogbo ara nífẹ̀ẹ́ sí ká máa da irungbọ̀n sí. Nítorí pé mo jẹ́ ẹni tí ó ń bá corporate company ṣiṣẹ́, eléyìí sì jẹ́ ìdí pàtàkì tí mo fi gbọdọ̀ múra kí n look corporate. Eléyìí sì jẹ́ ìdí pàtàkì jùlọ tí mi ò fi nífẹ̀ẹ́ sí kí n máa da irungbọ̀n sí. Lóòótọ́, mi ò ní irun púpọ̀. Mo máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni mi ò fẹ́ kí irungbọ̀n mi gùn tí mo fi máa ń gẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Mo lè gẹ irungbọ̀n mi ní ẹmẹ́tà láàrín ọ̀sẹ̀ méjì. Eléyìí sì mọ̀ mi lára ó sì fi ọkàn mi balẹ̀, ó sì mú mi dùn wò lójú dáadáa.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream jẹ́ adùn chocolate. Mo fẹ́ràn adùn chocolate lórí ice cream dáadáa nítorí pé ó jẹ́ adùn tí mo fẹ́ràn láti máa jẹ. Láìsí ice cream nìkan, mo fẹ́ràn láti máa jẹ chocolate fún rara rẹ̀ nítorí pé ó jẹ́ àwọn ǹkan aládùn tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ. Mo sì máa ń jẹ ẹ́ ní ọ̀pọ̀ ìgbà tí ǹkan dúndún bá wù mí láti jẹ. Ní ti chocolate lórí ice cream, ó jẹ́ adùn tó jẹ́ adùn ìjìnlẹ̀. Ó sì jẹ́ adùn tí ó ń dùn mọ́ mi ní gbogbo ìgbà tí mo bá ti ń jẹ lórí ice cream. Mo nífẹ̀ẹ́ láti máa jẹ dáadáa nítorí pé adùn rẹ̀ lórí ẹnu kò, kò lẹ́lẹ́gbẹ́ rárá. Ó máa ń lọ tàràtà lẹ́nu. Adùn tí mo tún nífẹ̀ẹ́ sí láti máa jẹ lórí ice cream ni vanilla. Nítorí pé adùn rẹ̀ pẹlẹbẹ. Ó sì rọrùn láti jẹ. Ó máa ń, ó máa ń mú mi ronú ìgbà tí mo wà ní ọmọdé kékeré nígbà tí a bá ń jẹ ice cream. Adùn yìí kò yípadà rárá. Ó sì ń lọ lẹ́nu gerége ní gbogbo ìgbà tí mo bá ti ń jẹ pẹ̀lú ice cream. Adùn tí mo tún fẹ́ràn lórí ice cream náà tún jẹ́ strawberry. Nítorí pé ó jẹ́ adùn èso gidi ó sì tùtù dáadáa. Adùn rẹ̀ kò ní ẹlẹ́gbẹ́ láàárín àwọn èso. Strawberry gbayì, ó sì gbajúgbajà láàárín gbogbo àwọn èso. Eléyìí ló fi jẹ́ wípé mo fẹ́ràn rẹ̀ gidigidi lórí ice cream. Bí ojú ọjọ́ bá tilẹ̀ gbóná tàbí tí ǹkan tilẹ̀ gbóná pẹ̀lú strawberry máa ń tùtù. Adùn rẹ̀ sì, ó sì dára lẹ́nu dáadáa. Eléyìí ni mo fẹ́ràn jù lórí ice cream. Àwọn ǹkan tí mo fẹ́ràn lórí ice cream pọ̀. Ṣùgbọ́n àwọn mẹ́ta yìí jẹ́ adùn tí kò lẹ́gbẹ́ tó sì jẹ́ wípé adùn tí mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Nisoki, ice cream jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa rà. Mo máa ń gbé ìyàwó àti àwọn ọmọ mi lọ sí ibi tí wọ́n ti ń ta ice cream ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè rà fún wọn. Torí bí mo ti fẹ́ràn ice cream, tí mo fẹ́ràn oríṣiríṣi lórí ice cream bẹ́ẹ̀ ni ìyàwó àti àwọn ọmọ mi náà gbádùn rẹ̀ pẹ̀lú.

Rárá, owó tí mò ń gbà kò dáara tó, nítorí pé mo rí tàkùntàkùn tí mò ń ṣe fún ilé iṣẹ́ mi. Lóòótọ́ wọ́n fún mi ní ìgbéga lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n owó náà kò tó rárá. Mo rí ìlàkàkà mi, mo sì rí iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú ilé iṣẹ́ mi. Mo jẹ́ olùfọkànsìn, mo sì jẹ́ ẹni to múra sí iṣẹ́. Mo jáfáfá lẹ́nu iṣẹ́, mo sì kaju ipo àti ààyè tí wọ́n fi mí sí. Ilé yìí ló sì mú mi rò wípé owó tí wọ́n san fún mi kò tó rárá. Lóòótọ́ a mọ bí gbogbo nǹkan ṣe rí ní àkókò yìí, ṣùgbọ́n eléyìí kò di ilé iṣẹ́ lọ́wọ́ láti má ṣe àfikún owó níwọ̀n ìgbà tó jẹ́ wípé mo mọ bí owó tí ń wọlé sí àpò ilé iṣẹ́, tí mo sì mọ ǹkan tí ilé iṣẹ́ yìí tó. Eléyìí ńkọ́ mi lómi nù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé pẹ̀lú ipò mi ní ẹnu iṣẹ́ ó yẹ kí owó oṣù mi kí ó lè gbé pẹ́lisì dáadáa kí n sì lè wà ní ìfagagbága pẹ̀lú àwọn elegbẹ́ mi káàkiri káàkiri. Ọ̀pọ̀ ìgbà náà ni mo ti ronú láti wá iṣẹ́ mìíràn ṣùgbọ́n kò kí ń fi bẹ́ẹ̀ rọrùn láti tún lọ jẹ́ àlejò ní àwọn ilé iṣẹ́ mìíràn lẹ́yìn tó jẹ́ wípé mo ti di ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ ní ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́. Mo ń rò wípé bí mo bá fi iṣẹ́ sílẹ̀ láti lọ wa iṣẹ́ tí ó n sanwó dáadáa, mo ń wò wípé ó fẹ́ lè jẹ́ ìgbésẹ̀ tí kò bojumu pátápátá ni mo gbé, nítorí pé gbogbo nǹkan ni yóò yí padà. Yóò sì dàbi wípé, mo lọ bẹ̀rẹ̀ nǹkan láti square one wà. Eléyìí náà ló sì fa tí mo fi ń ṣiṣẹ́ lọ papọ̀ pẹ̀lú ilé iṣẹ́ tí mò ń bá iṣẹ́ bí owó náà tilẹ̀ kéré. Ìfọ̀kànbalẹ̀ wà mo sì le dá àṣẹ pa. Nítorí náà ni mo sì faramọ́ ìyè owó tí wọ́n san fún mi.

Ọ̀nà tí mo máa ń gbà rán ti àwọn àdéhùn mi ni wípé mo máa ń gbìyànjú láti kọ àwọn àdéhùn tí mo bá bá ẹnikẹ́ni ṣe, mo máa ń gbìyànjú láti kọ wọ́n sílẹ̀. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ dáadáa láti rán ti àwọn àdéhùn yìí, nítorí pé kò dára tó láti ṣe àdéhùn pẹ̀lú ènìyàn ká má mú àdéhùn náà ṣẹ̀. Eléyìí kò bójúmu tó. Lóòótọ́ àwa lè gbàgbé àdéhùn ṣùgbọ́n ẹni tí a ṣe àdéhùn pẹ̀lú kò ní gbàgbé, kò sì ní mọ̀ wípé ìsinni ọkàn wa ti fọ́ tàbí bí, tàbí pé a ti gbàgbé, yóò máa rí wa gẹ́gẹ́ bí ẹni tí kò mọ àdéhùn ṣẹ̀. Eléyìí kò sì pọ̀n wá lé rárá tó sì n tábùkù ènìyàn ní àwùjọ. Ìdí pàtàkì sì rẹ tí mo fi fẹ́ràn láti máa kọ gbogbo àwọn àdéhùn tí mo bá bá àwọn ènìyàn ṣe láti máa kọ wọ́n sílẹ̀. Bí mo bá ti ẹ̀fẹ̀ gbàgbé àwọn ìwé alámúlọ́wọ́ mi tí mo máa ń kọ oríṣiríṣi àwọn nǹkan sí, eléyìí yóò ràn mí létí láti lè ṣe àmúṣẹ àwọn àdéhùn yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn náà ló wà tó jẹ́ wípé kò wu wá lọ́kàn láti gbàgbé àwọn àdéhùn tí a bá àwọn ènìyàn ṣe. Ṣùgbọ́n nítorí àwọn àdojúkọ àti àwọn ìlàkàka kan kan tí à ń lákọjá, eléyìí ń mú wa kí a gbàgbé àwọn àdéhùn tí a bá àwọn ènìyàn ṣe. Ṣùgbọ́n àwọn tí a ṣe àdéhùn pẹ̀lú wọn kò ní lè ronú àròjinlẹ̀ débi wípé bóyá ìsinni a ní àwọn ìlàkọjá tàbí àwọn ìdojúkọ tí a ń kọ̀. Àwọn yóò kan máa rò wípé a jẹ́ ẹni tí kò tẹ́lẹ̀, tí kò tẹ́lẹ̀ àdéhùn tí ó sì jẹ́ ẹni tí ó yẹ àdéhùn tí kò mú àdéhùn ṣẹ̀. Ìdí pàtàkì sì rẹ tí mo fi máa ń mú lọ́kùnkúndùn láti kọ àdéhùn tí mo bá bá ènìyàn ṣe. Yálà ó lè jẹ́ àdéhùn òwò tàbí àdéhùn iṣẹ́ tàbí ohunkóhun irú àdéhùn tí ó wù kó lè jẹ́, mo máa ń gbìyànjú láti kọ sílẹ̀. Ọ̀nà tí mo ń gbà láti rán ti àwọn àdéhùn tí mo bá bá àwọn ènìyàn ṣe nìyí.

Irú àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn tó lè lo ọjọ́ pípẹ́ lọ́dọ̀ ẹni tí mo bá fún. Nítorí pé fífúnni lẹ́ẹ̀bùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà dá lórí ọ̀nà méjì. Yálà ẹ̀bùn tí ó jẹ́ ẹ̀bùn pàjáwìrì tàbí ẹ̀bùn tí ó jẹ́ ẹ̀bùn tí ènìyàn ti mọ̀ láti ọjọ́ pípẹ́ wípé irú ẹni báìbàì mo fẹ́ fún ní irú ẹ̀bùn yìí. Eléyìí sì ń tọ́ka sí irú ènìyàn tí a jẹ́ àti irú bí a ti ka ẹni tí a fẹ́ fún ní ẹ̀bùn sí. Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni àwọn bí ẹ̀bùn bí báàgì, àwọn ẹ̀bùn bí ago ọwọ́ tó jẹ́ wípé wọ́n lè máa rí lóòrè kóòrè. Mo fẹ́ràn láti máa fún ni ní ẹ̀bùn bàtà. Nítorí pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń wọ bàtà yìí tí wọ́n sì fi ń tẹ́ ilẹ̀ ni wọ́n ó máa rántí ẹni tó fún wọn ní ẹ̀bùn. Ṣùgbọ́n nípa àtimọ́ sáìsì wọn láti lè ra eléyìí tó jẹ́ sáìsì tí ó bá ẹsẹ̀ wọn mu. Eléyìí máa ń jẹ́ ìnira tàbí ìṣòro ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí sì pàtàkì sì rè tí mo fi fẹ́ràn láti máa ra bí báàgì tó bá jẹ́ obìnrin tàbí kí n ra ago ọwọ́ fún wọn tó bá jẹ́ ti ẹ̀bùn fún ọkùnrin. Mo fẹ́ràn láti máa ra ago ọwọ́ nítorí pé gbogbo ìgbà ni wọ́n ó máa wò ago lójú ago yìí. Eléyìí yóò sì máa mú wọn kí wọ́n rántí ẹni tó fún wọn ní irú ẹ̀bùn yìí láti lè má jẹ́ kí wọn kí ó gbàgbé. Mo fẹ́ràn láti máa fún ni náà ní ẹ̀bùn owó. Ṣùgbọ́n ó kàn jẹ́ wípé kò wọ́pọ̀ ni. Nítorí pé ẹni tí a bá fún ní ẹ̀bùn owó ní ìgbà, nígbà tó bá ti ná owó náà tán ó ti lè gbàgbé irú ẹ̀bùn tí a fún òun. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń jiyàn wípé a ò fún òun ní ẹ̀bùn nítorí pé ó ti gbàgbé irú ẹ̀bùn tí wọ́n fún wọn. Ṣùgbọ́n àwọn ẹ̀bùn tí ènìyàn kò kì í lè gbàgbé ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn.

Àkókò tí mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ jẹ́ bí aago mẹ́fà sí méje alẹ́. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí yóò ti rẹ̀ mí láti ibi ise, ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé mi ò kí ń le dáná ní ilé tí mo bá delé. Mo fẹ́ràn láti yà ní ilé oúnjẹ láti ra oúnjẹ lọ́wọ́ níru àwọn ọjọ́ wọ̀nyí tí mo bá ti ríi wípé ó ti rẹ̀ mí. Tàbí bóyá mi ò ní àwọn èròjà oúnjẹ tí ó ń wù mí láti sè ní ilé. Eléyìí sì le fa kí n ya ní ilé oúnjẹ láti ra oúnjẹ lọ́wọ́. Tó bá jẹ́ ọjọ́ tí mo pẹ́ láti ibi isẹ́ ni, bí mo bá ti n delé tí mo wẹ̀ tán, náà ni mo máa múra láti jẹun. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọjọ́ tí mo tètè dé ilé láti ibi isẹ, iru àwọn ọjọ́ wọ̀nyí, mo lè ní sùúrù kó tó bí aago méje kí n tó jẹun alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà mìíràn náà ló jẹ́ wípé mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ oun alẹ́, nítorí pé ó ti le rẹ̀ mí. Mo kàn lè mu ohun mímu ẹlẹ́rìndòdò kí n sì jẹ àwọn chips ní alẹ́. Ṣùgbọ́n àkókò tí mo fẹ́ràn láti máa jẹ oun alẹ́, oun náà ni aago mẹ́fà sí aago méje. Ó sì se pàtàkì gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn onímọ̀ ìṣègùn dókítà ti ṣe sọ wípé ó dára láti máa jẹ oun alẹ́ níru àkókò yìí ní aago mẹ́fà sí aago méje. Nítorí pé oore ọ̀fẹ́ àti àǹfààní wà. Àkókò náà tún sì tún wà pẹ̀lú láti fún oúnjẹ yí láàyè láti dà nínú wa. Nítorí pé kò bójú mu, kò sì tọnà, ká jẹun tán ká lọ sùn bẹ́ẹ̀. Eléyìí lè fa constipation ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò sì dára fún àgọ́ ara wa. Nítorí náà ni mo se máa ń gbìyànjú láti tètè jẹun alẹ́. Eléyìí yóò sì ràn lọ́wọ́ láti lè dà dáadáa nínú ká tó lọ sun. Nígbà tí ènìyàn bá sì sun, ènìyàn yóò sì sun oorun àsùndọkan dáadáa. Ó tún jẹ́ ara ọ̀nà láti ràn wá lọ́wọ́ láti lè má máa jẹ́ ká jí láti lọ tọ̀ ní òru nígbà tí a bá sun. Eléyìí ló sì ń ràn mí lọ́wọ́ tí mo sì ń se dáadáa. Ni aago mẹ́fà sí aago méje àsálẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ọ̀nà tí mo máa ń gbà rí ìpèsè àwọn ohun èlò ni wípé mo máa ń gbìyànjú láti ṣe ìwádìí lórí ẹ̀rọ ayélukára. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ láti rí àwọn nǹkan èlò yìí lórí ẹ̀rọ ayélukára. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ènìyàn lè nílò nípa pajàwiri tó sì jẹ́ pé kò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè rárá láti ṣe àwọn ìwádìí tàbí láti máa wá wọn kiri ní ọjà tàbí lọ sí àwọn sọ́ọ̀bù láti lọ máa wá wọn. Ó ń mú kí ó rọrùn láti wá èlò lórí ẹ̀rọ ayélukára. Ni kíákíá, a ó rí oríṣiríṣi àwọn ohun èlò lórí ayélukára eléyìí tí a le order tí wọ́n sì le mú wá ní kíákíá. Mo ti ṣe eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì ń ràn mí lọ́wọ́ tí mi kò sì kábàámọ̀ nípa rẹ̀. Mo sì ti ń pinnu láti máa ṣe àwọn ìwádìí tẹ̀síwájú lórí àwọn ohun èlò tí a ń lò ní ilé iṣẹ́ wa. Nígbàkigbà tí ìwúlò rẹ̀ bá dé, eléyìí yóò fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ irú ibi tí mo ti rí ohun èlò tí ó jẹ́ irú eléyìí tí à ń wá yìí. Yóò sì le ràn mí lọ́wọ́ láti tètè òdà fún un kí wọ́n sì mú wá kí ó tó pẹ́ jù láti fi ṣe àwọn nǹkan tí a nílò rẹ̀ fún.

Àwọn ìrántí mi nígbà ọmọdé ni wípé mo rántí dáadáa nígbà tí mo wà ní ọmọdé tí a bá lọ sí oko. Mo fẹ́ràn láti máa tẹ̀lé bàbá mi lọ sí oko. A sì ní oko tí ó pọ̀ dáadáa. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń lọ sí oko nígbà tí mo bá jáde ní ilé ìwé ní ọ̀sán. Nítorí a ní oko tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí ó jẹ́ wípé gbogbo ojoojúmọ́ ni bàbá mi fi máa ń lọ sí oko. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo rántí dáadáa ni wípé a jẹ́ ẹni tí ó ní ọ̀gbìn iṣu púpọ̀ àti oríṣiríṣi àwọn ewébẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan mánígbàgbé tí mo sì rántí dáadáa tí mi ò gbàgbé títí tó fi di wípé mo dàgbà di àkókò yìí. Mo rántí dáadáa wípé a máa ń gún iyán lóko nítorí pé a ní ahéré kékeré ní oko tí a ti máa ń gún iyán. A máa ń gún iyán tó jẹ́ wípé tí a bá fẹ́ jẹun ọ̀pọ̀lọpọ̀ ẹran ìgbẹ́ ni a sì máa ń fi jẹ iyán yìí pẹ̀lú. Ó jẹ́ ohun tí mi ò le gbàgbé nítorí pé ó jẹ́ ìrírí tí mo ní tí ó sì jẹ́ wípé mi ò tí ì ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti níru ìrírí bẹ́ẹ̀ láti ìgbà yẹn. Lẹ́yìn tí a bá jẹ iyán tán ní ahéré, a tún máa ń lọ sí odò láti lọ pẹja. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì re panpe máa ń mú àwọn ẹran. Àwọn ẹran yìí ni a máa ń fi jẹ iyán tí a bá gún lóko. A tún máa ń lọ sí ti odò láti lọ pẹja. Bákan náà ni a máa ń lọ dá ẹmu ọ̀pẹ tí a máa ń mú ẹmu ọ̀pẹ nígbà tí a bá ń jẹ oun oúnjẹ tán ní oko. Ó jẹ́ ìrírí tí mi ò le gbàgbé lára. Ó sì jẹ́ àwọn, àwọn oríṣiríṣi ìrírí tí mo rí rí tó jẹ́ wípé kò sí eléyìí tí yóò tíì bá ìrántí ìgbà èwe yìí mú rára nítorí pé mo si máa ń rántí dáadáa títí di ọjọ́ òní. Kò sí rú ìrírí tó ṣi dàbí ìru ìrírí náà nítorí pé kò sí rú ìgbádùn tí mo ti níru àǹfààní bẹ́ẹ̀ láti ìgbà yìí.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Nítorí pé ó ṣe pàtàkì láti ní orúkọ ní ilé ìdárayá tí mo sì jẹ́ ọ̀kan láàrín àwọn òṣìṣẹ́ tí ilé iṣẹ́ mi fún ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti forúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì ti jẹ àǹfààní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Nítorí pé tí mo bá ní àwọn nǹkan tí mo kefín wípé oun ṣẹlẹ̀ tàbí oúnjẹ je jáde nínú àgọ ara mi, mo máa ń gbìyànjú láti lọ sí ilé ìdárayá láti lọ ṣe àyẹ̀wò tàbí láti gba òògùn. Nítorí pé àwọn ilé iṣẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì fún wọn láti ṣe ìtọ́jú ìlera àwọn òṣìṣẹ́ wọn. Nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn ni àwọn òṣìṣẹ́ le ṣe àìsàn tó sì jẹ́ pé bí wọn kò bá mójútó irú àwọn àìsàn wọ̀nyí, yóò mú kí iṣẹ́ yọ sílẹ̀ ní ilé iṣẹ́ tó sì jẹ́ pé àwọn tí wọ́n mọ ojú lè jà iṣẹ́ ní àwọn tí ara wọn kò dá tí wọ́n sì ń ṣe àìsàn. Mo sì rò wípé ìdí pàtàkì nìyí tí ilé iṣẹ́ fi gbé ètò yìí kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ láti jà àǹfààní ètò yìí. Ó sì ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú láti máa sàbẹ̀wọ̀ sí ilé ìdárayá lóòrèkóòrè. Ilé yìí yóò fún wa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti ríi wípé aṣere ìdárayá tí yóò mú kí ara wa ji pípé ní gbogbo ìgbà tí ó sì jẹ́ ká mọ nǹkan tí ó wúsọ jáde ní àgọ ara wa. Ilé yìí sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé mo ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti lọ sí ilé ìdárayá nímọ̀ ìgbà tó jẹ́ wípé mo forúkọ sílẹ̀. Ilé yìí ń ràn mí lọ́wọ́ dáadáa. Ó ń fi mí lọ́kànbalẹ̀ ní gbogbo ìgbà ó sì ń mú kí n wà ní ìlera tí ó péye.

Nígbà tí mo bá fẹ́ pàrọ̀ ọkan, mo máa ń lo oríṣiríṣi ọ̀nà láti pàrọ̀ ọkan. Nítorí pé ó ṣe pàtàkì láti máa fún ara wa ní ìsinmi àti láti máa fúnra wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti mú ọkàn wa sími. Nítorí ọ̀pọ̀ iṣẹ́ ni ó wà tí mo ní láti ṣe. Eléyìí sì ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àkókò láti ṣiṣẹ́ kárakára. Nítorí pé mo jẹ́ ẹni tí ó ní iṣẹ́ púpọ̀ láti ṣe ní ilé iṣẹ́ mi. Èyí sì ń fà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo fi máa ń wà pẹ̀lú iṣẹ́. Ṣùgbọ́n bí ó bá tó àkókó láti pàrọ̀ ọkan, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń lò láti lè mú kí ọpọlọ mi sinmi kí n sì lè ronú àwọn nǹkan mìíràn. Ọ̀pọ̀ ìgbà náà ló sì jẹ́ wípé mo máa ń kọ oríṣiríṣi nǹkan sílẹ̀ láti pàrọ̀ ọkàn. Nítorí ó ṣe pàtàkì láti jẹ́ kí ọkàn wa kí ó wà ní ìfọ̀kànbalẹ̀ àti ìmúlòlùfẹ́. Èyí sì ti ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà láti pàrọ̀ ọkàn ni wípé mo máa ń gbìyànjú láti dá ọpọlọ mi dúró nípa ti iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà tí mo máa ń sinmi ìdákẹ́jẹ́ fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Mo tún máa ń kọ orin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè mú kí n lè pàrọ̀ ọkọ̀ mi. Mo sì tún máa ń ṣeré ìdárayá, ránpẹ́ bí i kí n gun òkè, bí i kí n rìn-ìrìn afáralókun láti ọ́fíìsì kan sí ọ́fíìsì kejì ní ìdákẹ́jẹ́ láì má ba ẹnikẹ́ni sọ̀rọ̀. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ dáadáa láti ṣe ìpààrọ̀ ọkàn yìí. Ó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ nítorí pé ọpọlọ wa nílò láti máa sinmi lẹ́ẹ̀kọ̀ọ́ kan tí ó sì ṣe pàtàkì láti ṣe eléyìí nígbàkúùgbà tí ọpọlọ wa bá ti bẹ̀rẹ̀ fún-

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí dáadáa. Nítorí pé ọ̀pọ̀ ìgbà náà ni mo mọ̀ wípé mo máa ń ṣiṣẹ́ ju iye wákàtí tí ó yẹ kí n ṣiṣẹ́ lọ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sì lọ sí àgọ́, wón máa ń fún mi ní ìfọkànbalẹ̀ tí mo sì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ayé láti sinmi àti láti jẹ ìgbádùn ara mi. Lílọ sí àgọ́ máa ń fún mi ní àǹfààní láti mú kí ọpọlọ mi sinmi dáadáa kí n sì jẹ́ gbádùn àwọn àkókò náà. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń lọ sí àgọ́ láti lọ tẹ́ ara mi lọ́rùn àti láti sinmi dáadáa. Ẹlẹ́yìí tún máa ń ràn mí lọ́wọ́ láti kọ́ nípa ohun tuntun àti láti ṣe àṣàrò nípa ìgbé ayé mi. Ó sì tún ń fún mi lóore ọ̀fẹ́ àti àǹfààní láti wà ní ìdákẹ́jẹ́ẹ́, ó ń mú ọkàn mi tutù, ó sì ń fún mi ní ìsinmi aláìlẹ́gbẹ́. Ìdí pàtàkì sì re tí mo fi fẹ́ràn láti máa lọ sí àgọ́ láti máa ṣe ìsinmi tàbí láti máa ṣe àṣàrò. Ó tún ń fún mi ní àǹfààní láti máa kọ́ nípa ìgbé ayé tuntun. Elẹ́yìí sì ti ràn mí lọ́wọ́ dáadáa nínú ìrìnàjò ayé mi.

Mo máa ń fọ eyín tó ẹ̀ méjì lójoójúmọ́. Mo tilẹ̀ máa ń fọ eyín ní ẹ̀ méjì lójoójúmọ́ ni ká sọ̀. Nítorí pé àwọn ọjọ́ tí mi ò kí ń fọ eyín lẹ́ẹ̀ méjì ní ọ̀sẹ̀ kò wọ́pọ̀. Nítorí náà mo máa ń fọyín lẹ́ẹ̀ méjì lójoójúmọ́. Mo nígbàgbọ́ wípé ó yẹ kí a fọ ẹnu tí a bá jí. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà tó jẹ́ pé wọn ò kí ń fọ ẹnu ní àárọ̀ tí wọ́n bá jí. Ọ̀pọ̀ ti ẹ máa ń sọ wípé àwọn òyìnbó sọ wípé ká fọ ẹnu lẹ́ẹ̀kan ṣùgbọ́n tí wọ́n kò ṣi sọ pé bóyá ní àárọ̀ tàbí ní àṣálẹ́. Wọ́n kàn sáà nígbàgbọ́ wípé àwọn lè fọnu lẹ́ẹ̀kan. Ọ̀pọ̀ ti ẹ máa ń jẹun láì fọnu rárá. Eléyìí sì jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí rárá. Kò sì bá ìlànà àti àṣà Yorùbá mu pẹ̀lú. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí a ti jẹ ní àná ni ó ń sá pamọ́ sínú ẹnu wa tí eléyìí kò sì dára tó láti máa fi ẹnu náà jẹun. Láì bá se wípé a fọ̀ tàná kúrò ní ẹnu wa. Oríṣìíríṣìí àwọn germs ló wà ní ẹnu. Nítorí pé ẹnu tí ènìyàn dì nígbà tí ó sùn fún òdìdì wákàtí bí i méje sí mẹ́jọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó ti wà ní ibẹ̀ tó sì jẹ́ pé nígbà tí a bá jí ó ṣe pàtàkì fún wa láti fọ ẹnu wa kí a lè mú gbogbo àwọn nǹkan tí ó ti sá pamọ́ sí ẹnu yìí kúrò kí a sì fọ gbogbo rẹ̀ kí ó mọ́ dáadáa. Mo máa ń gbìyànjú ní òwúrọ̀ bí mo bá jí láti fọ ẹnu. Ó sì máa ń mú kí ẹnu mi dá ṣakásáká. Ó sì máa ń mú kí n wà ní ìlera àti ìgboyà láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ níwọ̀n ìgbà tí mo bá ti fọ ẹnu. Mo tún máa ń nífẹ̀ẹ́ sí òórùn aládùn tí ó máa ń jáde lórí ẹnu nígbà tí mo bá fọ ẹnu tán. Eléyìí sì ń ràn mí lọ́wọ́ dáadáa láti jẹ́ kí eyín mi kí ó wà ní ìmọ́tótó. Mo tún máa ń gbìyànjú láti fọ ẹnu ní àṣálẹ́ kí n tó lọ sùn lẹ́yìn tí mo ti jẹun tán. Eléyìí yóò mú kí ẹnu mi wà ní ipò tí ó dára láti sun òórùn aṣùndọ́kàn láìní ìlera kankan láti ẹnu mi. Ó tún máa ń jẹ́ kí ẹni ìmí tí ó dára láti ẹnu mi wá. Nítorí pé kò sí ohunkóhun tí yóò sá pamọ́ tàbí àjẹkù oúnjẹ tí yóò, tí yóò ha mọ inú eyín náà. Nítorí náà mo máa ń fọnu ní ẹ̀ méjì ní ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi isẹ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tí mo sì máa ń kó àwọn àṣeyọrí iṣẹ́ lọ fún Ọ̀gá àgbà. Ọ̀pọ̀ ìgbà náà ni ó máa ń pa á láṣẹ fún mi láti se àwọn àgbéjáde ibi isẹ́ yìí. Nítorí pé mo jẹ́ ẹni tí ó sún mọ́ Ọ̀gá àgbà dáadáa tí ó sì ń fún ní oríṣiríṣi àwọn isẹ́ láti se. Bí i se sise ìgbéjáde ní ibi isẹ́ sì jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ yìí. Bí, bí mo ti ń se àwọn ìgbéjáde isẹ́ tó ń sàfihàn irú ipò tí mo dì mú ní ilé isẹ́ wa tí eléyìí sì ti jẹ́ kí n lọ síwáyú dáadáa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a ń se ní ilé isẹ́ wa. Bí a ti ń ra ọjà wọlé, bí a sì ti ń kó ọjà jáde, a sì ń bá orísirísi àwọn ilé isẹ́ dòwò papọ̀ pẹ̀lú ní eléyìí tí ó sì jẹ́ pé orísirísi àwọn akọ́ọ́lẹ̀ àti orísirísi àwọn àyẹ̀wò àti oríṣiríṣi àwọn ìtajà tí a ní fún àwọn oníbàárà wa ni mo máa ń se àgbéjáde rẹ̀ tí mo sì ní akọ́ọ́lẹ̀ orísirísi fún àwọn nǹkan wọ̀nyí. Ọ̀pọ̀ wọn náà ni mo máa ń fi sínú fáìlì mi tí mo sì ní fóldà tí mo se lọ́ lẹ́sọ̀ọ́ fún wọn láti fi wọ́n pamọ́ sínú àwọn fáìlì fóldà yìí. Àwọn ìgbéjáde oríṣiríṣi náà ni mo máa ń gbé jáde nípa ti iṣẹ́. Àwọn ìgbéjáde bí èsì àwọn ọjà tí a gbà wọlé àti èsì àwọn ọjà ilé tí a tà jáde. Mo tilẹ̀ tún máa ń se ìgbéjáde àwọn èrè wa nípa ti àwọn ọjà tí a tà jáde àti àwọn eléyìí tí ara wọlé pẹ̀lú. Ni gbogbo ìgbà ni mo sì ń se eléyìí tí ó sì ń di mímọ̀ fún gbogbo ilé isẹ́ lórí àwọn àseyọrí wa ọlọ́kanojọkan eléyìí tí a ti se.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù jẹ́ ẹgbẹ́ eré ìdárayá Arsenal. Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá yìí lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ẹgbẹ́ eré ìdárayá tí mo ti ń fi àtìlẹ́yìn hàn láti bíi ọdún mẹ́wàá sẹ́yìn. Nítorí pé ó jẹ́ ẹgbẹ́ ìdárayá tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn àti oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù tí ó lààmìlaaka ní àgbáyé. Ìdí pàtàkì tí ó mú mi ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí ni wípé mo fẹ́ràn wọn nítorí pé àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe. Lóòótọ́ wọ́n ń kojú àwọn kùdìẹ̀kudiẹ ní àwọn àkókò kan, ṣùgbọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ eré ìdárayá mìíràn tí ó sì jẹ́ wípé kò sí ẹni tí kò ní ìdojúkọ tàbí ìgba ìṣòro tirẹ̀. Nítorí náà ó ṣe pàtàkì láti mọ̀ lára nígbà tí wọ́n bá ń ṣe dáadáa àti láti wà pẹ̀lú wọn láti máa ṣàtìlẹ́yìn fún wọn nígbà tí ó bá kù díẹ̀ káàtó Ṣùgbọ́n mo dara pọ̀ láti máa jẹ́ alátìlẹ́yìn ẹgbẹ́ eré ìdárayá yìí ní ọdún year 2000 nígbà tí ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Arsenal wà nínú ìdíje, ìdíje ife ẹ̀yẹ Champions League nígbà náà lóhùn-ún tí ó sì ní agbá bọ́ọ̀lù ọ̀jìnmì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí Kanu Nwankwo. Eléyìí sì ṣe ìdí pàtàkì tí mo fi ń ṣe àtìlẹ́yìn nítorí pé ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí jẹ́ ẹni tí ó ní ọmọ orílẹ̀-èdè kan papọ̀ pẹ̀lúù mi. Eléyìí sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí tó sì fi di òní yìí mo sì ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí dáadáa títí di òde òní. Lóòótọ́ ọ̀pọ̀ àwọn kùdìẹ̀kudiẹ ni yóò wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi ìdojúkọ ni wọ́n ti ní, ṣùgbọ́n síbẹ̀ wọ́n sì ń gbìyànjú, wọ́n sì ń ṣe dáadáa. Pàápàá lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ yìí, ẹgbẹ́ agbá bọ́ọ̀lù eré ìdárayá yìí wà ní ipò tí ó dára báyìí tó sì jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa táyọ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ti rò wípé wọn ò leè ṣe dáadáa. Nítorí pé nínú ìdíje bí i mélòó kan ni wọ́n wà tí wọ́n sì jẹ́ ẹni tí ó wà lóríi tábìlì àkọ́kọ́ nínú gbogbo àwọn ìdíje yìí. Eléyìí sì jẹ́ kí inú mi dùn nítorí pé mo mọ̀ pé ní season yìí wọn ó ṣe dáadáa, wọn ó gba ọ̀pọ̀lọpọ̀ ife tí yóò sì mú kí gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wọn àti olólùfẹ́ wọn kí wọn ó fún ayọ̀, kí inú wọn kí ó sì dùn. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ eré ìdárayá klọ́ọ̀bù mìíràn tilẹ̀ ti ń sọ wípé wọn ò lórí nǹkan rere nítorí pé ó tó bíi ọdún mélòó kan sẹ́yìn tí ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí ti gba ife kẹ́yìn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bíi alátìlẹ́yìn tòótọ́, mo sì ń ṣe àtìlẹyìn tó tọ́ fún wọn, mo sì rí wọn gẹ́gẹ́ bíi ẹgbẹ́ agbá bọ́ọ̀lù tí mo ṣe àtìlẹ́yìn fún. Ẹgbẹ́ eré ìdárayá Arsenal ni mo fẹ́ràn dáadáa.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo ẹyín jẹ́ bí oṣù kan àti ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nítorí pé mo kẹ́ fi àwọn kudiẹ̀kudiẹ̀ kan ní ọwọ́ òkè níbi ẹyín mi. Eléyìí sì fàá tí mo fi lọ rí dókítà mi láti wo ẹyín náà. Mi ò kí ń sábà ní ìdojúkọ nípa ti ẹyín, nítorí pé mo jẹ́ ẹni tí ó ń fọ ẹnu lẹ́ẹ̀mejì lójoomọ́. Mo máa gbìyànjú láti rí dájú pé mo fọ ẹyín mi lẹ́ẹ̀mejì lójoomọ́. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Sùgbọ́n mi ò mọ irúfẹ́ ohun tó fa ẹyín tí ó dùn mí níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn, tí ó sì jẹ́ wípé mo ní láti lọ rí dókítà láti lè ṣàlàyé irú àwọn ìdojúkọ tí mo ní nípa ti ẹyín náà. Dókítà sì yẹ kó yé mi wípé ó ní àwọn nǹkan kan tí mo jẹ tí ó ń fa ìdí ìdí pàtàkì tí ẹyín náà fi ń dùn mí ní ọwọ́ òkè ẹnu. Wọ́n sì ṣe àyẹ̀wò tó múnádóko láti mọ irú àwọn òògùn tí mo lè máa lò láti fi pa àwọn kòkòrò tí ó wà níbẹ̀ àti láti mú kí ẹyín náà kí ó wà ní ipò tí ó dára.

Bẹ́ẹ̀ni, mo ni ọkọ̀. Nítorí pé ó ṣe pàtàkì láti ní ọkọ̀ pẹ̀lú bí mo ti ṣe jẹ́ òṣìṣẹ́ ọ́fíìsì tí ó sì wà ní ipò gíga ní ilé iṣẹ́. Eléyìí ṣòkùnfà bí mo ti gbìyànjú tí mo sì pinnu láti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi tí ó sì ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbà. Lóòótọ́, ó lè jẹ́ wípé mi ò kí ń gbé lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà nítorí pé àwọn ojú ọ̀nà tí ó lọ sí ilé iṣẹ́ mi kò dára tó, kò wà ní ipò tó bójú mu. Àwọn ààyè kan wà ní ojú ọ̀nà òpópó yìí tí ó jẹ́ wípé kò dára tí ó ní kótòkòtòkoto. Ìdí pàtàkì si rẹ̀ tí mi ò fi ń gbé ọkọ̀ yìí lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n bí ó ṣe ti ìgbà tí mo bá wà ní ilé, mo fẹ́ràn láti máa gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi jáde láti fi gbé àwọn mọ̀lẹ́bí mi àti láti gbé àwọn akẹgbẹ́ mi, àtilẹ̀ máa ń kóra wa jọ papọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lọ ṣe eré ìdárayá tàbí láti lọ fun gílòúnjẹ ní àwọn ilé ijó. Nítorí náà, ọkọ̀ níní ṣe pàtàkì. Yóò lè jẹ́ kí ìrìnàjò wa láti ibì kan sí èkejì kí ó yá, kí ó sì ràn wá lọ́wọ́ nígbà tí àwọn èèyàn bá ń forí lori nípa àti wọ ọkọ̀ ní ibùdókọ̀.

Nígbà tí mo bá sín, mo máa ń gbìyànjú láti fọwọ́ bo ẹnu mi tàbí láti fi aṣọ ìmúléwọ́ pélébé bo ẹnu mi. Ó ṣe pàtàkì láti máa fọwọ́ bo ẹnu wa tàbí wá ohun tí ó lè jẹ́ bí i ǹkan tí a ó fi bo ẹnu wa nígbà tí a bá sín. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni ó wà nínú afẹ́fẹ́ tí afẹ́fẹ́ sì lè gbé wá nígbà tí a bá fẹ sín tí ó sì lè fẹ́ kó wọ̀ni ni enu. Eléyìí ló sì ṣe pàtàkì láti dáàbò bo ẹnu wa láti má jẹ́ kí ohunkóhun kí ó kó wọ̀ wá ní ẹnu. A ní láti fi ọwọ́ bo ẹnu wa nípa lílo aṣọ ìmúléwọ́ pélébé tàbí nípa lílo ọwọ́ wa. Ó tún ṣe pàtàkì láti lo àwọn ǹkan wọ̀nyí láti má lè jẹ́ kí a sín sí ara ẹni kejì wa tàbí àwọn tí wọ́n wà ní tòsí wa. Eléyìí lè mú kí ikùnsínú kí ó wà tàbí kí ó fa asọ láàárín ènìyàn méjì tí wọ́n wà ní ìfẹ́gbẹ́kẹ̀gbẹ́ tí ẹni kejì sì ń sín tí kò sì fọwọ́ bo tàbí tí kò dáàbò bo láti má jẹ́ kí ó lọ sí ara ẹni kejì.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ kọ lẹ́tà fún àwọn ènìyàn. Nítorí pé ó ṣe pàtàkì, ó sì ṣe kókó láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n yí wà ká àti àwọn tí à jọ ń ṣiṣẹ́ tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́ papọ̀. Mo ní ìgbàgbọ́ kíkún nínú wípé kí a pe ara wa láti bá ara wa sọ̀rọ̀, láti gba ara wa níyànjú pẹ̀lú. Nítorí pé kò sí èrè kan tí ó jẹ́ fún mi nígbà tí mo bá kọ lẹ́tà fún àwọn ènìyàn nípa ti iṣẹ́ wípé kí wọ́n máa lọ sí ilé wọn. Eléyìí kò bójúmu tó, kò sì rẹwà tó. Eléyìí ń ṣe àpèjúwe bí wípé a jẹ́ ẹni burúkú ní àwùjọ tàbí ẹni tí kò ṣe ṣe àmúyàngan ní ẹnu iṣẹ́. Ìdí pàtàkì ṣi nìyí tí mo fi máa ń fi àyè sílẹ̀ láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ọmọlúwàbí ju wípé kí n kọ lẹ́tà fún wọn lọ. Nítorí pé tí mo bá kọ lẹ́tà fún wọn láti mú wọn kúrò ní ẹnu iṣẹ́ wọn tàbí láti gba ipò kúrò lọ́wọ́ wọn, eléyìí kò ràn mí lọ́wọ́ rárá, kò sì gbé mi dé ibi kankan, kò fi kún owó oṣù mi pẹ̀lú, kò sì da ohunkóhun fún mi. Eléyìí náà ni mo fi máa ń gbìyànjú láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, láti dá wọn lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tí wọ́n lè gbà láti máa ṣe iṣẹ́ wọn àti ọ̀nà tí wọ́n lè gbà láti jáfáfá lẹ́nu iṣẹ́ wọn tí yóò sì mú èrè gidi jáde wá tí àwọn náà tí wọn ó sì wúlò fún ara wọn àti ṣíwájú sì fún ilé iṣẹ́. Mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo ní ìgbàgbọ́ wípé a lè jọ sọ̀rọ̀ ní tùbí nùbí ká sì yanjú gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ nípa ti iṣẹ́ kí oníkálukú ki ó sì wà kí ó máa sì ṣẹlẹ̀ láìsí o gún mi ò tẹ́ mi, láìsí ìkùnsínú tàbí àsọ kankan rárá. Eléyìí ni mo rí wípé ó dára jù lọ.

Mo ma ń tọ́jú èékánná mi dáadáa nípa gige wọn lóòrèkóòrè àti nípa fi fọ́ wọn ní òòrèkóòrè. Mo ní gbàgbọ́ wí pé kí a máa gé èékánná wa lóòrèkóòrè ni ó dára jù. Ọ̀pọ̀ àwọn ènìyàn míràn ni mo máa ń rí tí wọ́n máa ń dá èékánná wọn sí. Eléyìí jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí tí mo sì rò wí pé kò dára tó láti máa dá èékánná sí. Lóòótọ́ ní ìwòyè tèmí ni mo fi sọ. Sùgbọ́n ó rọrùn láti máa tún ago ara wa ṣe àti láti máa tún èékánná wa ṣe pẹ̀lú. Ọ̀pọ̀ ni ó gbàgbọ́ wí pé bí àwọn bá dá èékánná wọn sí, àwọn fi ń ṣe ara wọn lóge ni. Sùgbọ́n ní ìwòyè tèmí, èmi wò wí pé kò yẹ kó ríbẹ̀ rárá. Gige èékánná wa ni ó yẹ kí ó ṣe pàtàkì jùlọ. Nítorí pé àwọn ìdọ̀tí máa ń sá pamọ́ sínú èékánná tí ó bá gùn. Nítorí náà, ọwọ́ tí a fi ń jẹun a gbọdọ̀ jẹ́ kó wà ní ìmọ́tótó láti máa fọ̀ ní gbogbo ìgbà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló wà tó jẹ́ pé bí èékánná bá gùn lágún jù, a lè fi ṣe ara wa léṣe. Nítorí náà ni mo ṣe rò wí pé kí a máa gé èékánná wa lóòrèkóòrè ni ó dára jù kí a máa dá èékánná sí lọ.

Nípa ojú òpó ayélujára tí mo wà. Mo wà lórí àwọn òpó ayélujára tí ó ṣe pàtàkì dáadáa tí ó sì ìlámìlaka tí àwọn ènìyàn mọ̀ nípa rẹ̀. Ni àkọ́kọ́, mo wà lójú òpó ayélujára Facebook nítorí pé ó fún mi ní àǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti dọ́rẹ̀ papọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi, àwọn tí ó jẹ́ mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ni wọ́n tilẹ̀ jẹ́ ẹni tí mi ò mọ̀ rí tí wọ́n fẹ́ràn láti bá mi dọ́rẹ̀ papọ̀. Eléyìí sì fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ àwọn ènìyàn sí, láti kọ́ nípa àṣà wọn àti láti mọ ohun púpọ̀ nípa wọn. Mo tún wà lórí òpó ayélujára Instagram nítorí pé eléyìí máa ń fún mi ní àǹfààní láti rí oríṣiríṣi àwọn àwòrán àti láti j'aǹfàní àwọn ohun mèremère tí ó wà lórí Instagram. Ó tún máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ìwádìí àwọn oríṣiríṣi bí ènìyàn tí ṣe lè rin ìrìnàjò ìgbafẹ́. Eléyìí ń ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo tún wà lójú òpó ayélujára TikTok náà bákan náà. Eléyìí tí mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá ní àwọn àdojúkọ tàbí tí mo bá ní àwọn ìlàkọjá. Àwọn fídíò kéékèèké apanilẹ́rìn tí ó wà ní ojú òpó ayélujára TikTok yìí, máa ń mú mi gbé àwọn ìrònú kúrò lọ́kàn tó sì ń ràn mí lọ́wọ́ ní gbogbo ìgbà tí mo bá ń la ìlàkọjá tí mo sì ń wá ọ̀nà láti gbé àwọn nǹkan wọ̀nyí kúrò ní ọ̀kán. Mo tún wà lójú òpó ayélujára WhatsApp nítorí pé ó fún mi ní àǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti pe wọ́n. Mo sì tún máa ń ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn, àwọn alábàásisẹ́pọ̀ mi lórí òpó ayélujára WhatsApp yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì ti ràn mí lọ́wọ́. Mo sì ti lo ojú òpó yìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ̀mí náà sì ti jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lọ́gálọ́ga àti àwọn tí ó ní mímọ̀ jù mí lọ lórí òpó yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi. Nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfojúsùn, mo sì máa ń ṣiṣẹ́ tọ̀ wọ́n pẹ̀lú. Nítorí pé ó ṣe pàtàkì tí ènìyàn bá ní àfojúsùn kó sì tún máa ṣiṣẹ́ tọ́ pẹ̀lú. Eléyìí yóò jẹ́ kí àwọn àfojúsùn yìí kí ó lè wá sí ìmúṣẹ ní kíákíá. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń kọ àwọn àfojúsùn tí mo bá ní tí mo máa ń kọ wọ́n sílẹ̀. Nítorí pé ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfojúsùn mìíràn ni ó máa ń jẹyọ láti ara wípé bí a ti ń rìn lọ tí a ń rí oríṣiríṣi àwọn nǹkan ní àwọn agbègbè wa àti àwọn àyíká wa. Eléyìí lè mú kí àfojúsùn wà kí a sì kọ wọ́n sílẹ̀. Lóòótọ́, ó lè yàtọ̀ sí àwọn àfojúsùn tí a ti ní tẹ́lẹ̀. Ṣùgbọ́n látàrí wípé a ti rí àwọn àrísá ohun tí ó jẹ mọ́ àwọn nǹkan wọ̀nyí. Eléyìí lè fún wa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe ìgbékalẹ̀ irú àfojúsùn yìí àti láti ṣiṣẹ́ tọ́ wọ́n. Lákoòótan àwọn ohun tí mo máa ń ṣe láti pàdé àfojúsùn títà mi ni wípé mo máa ń rí pé àfojúsùn èyíkéyìí tí mo bá ní mo máa ń gbìyànjú láti kọ wọ́n sílẹ̀, mo sì máa ń ṣiṣẹ́ tọ̀ wọ́n dáadáa ní gbogbo ìgbà.

Ó ma ń tó wákàtí mẹ́ta sí mẹ́rin tí mo fi ma ń wo ìbòjú lójoojúmọ́. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo ma ń wà papọ̀ pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá ní ibi iṣẹ́. Eléyìí sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí ó ń kan mi lómìnu nípa wíwo ojú screen fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí yálà lórí ẹ̀rọ ayárabíàṣá tàbí lórí fóònù alágbèéká. Nígbà tí mo bá sì délé pẹ̀lú, mo, mo ń sọ́ra láti dín àkókò tí mo ń wòju ìbòjú kù. Nítorí wipé tó bá pẹ́, ó lè di èyí tí yóò ṣe àkóbá tí kò lẹ́gbẹ́ fún ojú wa. Ìdí pàtàkì sì niyí tí mo fi ní àkókò tí mo fi ń wo ojú ìbòjú kù. Nígbà tí mo bá dẹ inú ilé, mo fẹ́ràn kí n máa gbọ́ orin. Mo sì fẹ́ràn kí n máa, kí n máa ka ìwé nígbà tí mo bá délé. Eleyìí si n ràn mí lọ́wọ́ láti di ìyè wákàtí tí mo ń lò láti wo ìbòjú kù.

Bẹ́ẹ̀ni mo máa ń tan Ìkíni lórí fóònù mi nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àti àwọn alábàásisẹ́pọ̀ tí mo máa ń fẹ́ kí lórí fóònù mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń tan Ìkíni dé ọ̀dọ̀ wọn tí èyí sì jẹ́ ara àwọn àfojúsùn mi láti bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ àti láti gbọ́ bí àlàáfíà wọn ti ṣe rí. Ọ̀pọ̀ ìgbà náà ni ó jẹ́ wípé màá lo oríṣìíríṣìí òpó ayélujàra àti oríṣìíríṣìí òpó ìbánidọ́rẹ́ láti se àbẹ̀wọ̀ sí àwọn ènìyàn mi àti sí àwọn mọ̀lẹ́bí mi. Ó ṣe pàtàkì láti tan Ìkíni lórí fóònù sí àwọn mọ̀lẹ́bí wa àti àwọn tí ó fẹ́ wa fún rere. Eléyìí ń fún wa ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti jẹ́ ká mọ̀ ipò tí wọ́n wà àti láti jẹ́ ká mọ̀ bí wọ́n ti ń ṣe dáadáa sí.

Bẹ́ẹ̀ni, mo máà ń kọrin kẹlẹ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe eléyìí ní àwọn ìgbà tí mo bá ti ṣetán láti lọ sí orí ibùsùn mi. Mo fẹ́ràn láti máa kọ orin kẹlẹ́ nítorí pé ó ń ràn mí lọ́wọ́ láti mú gbogbo ọ̀pọ̀lọ́ mi wá sí ipò ìsinmi àti láti jẹ kí n wà ní ìfọ̀kànbalẹ̀ àti ìtùnú. Nítorí pé ó ṣe pàtàkì láti máa fún ọkàn wa ní ìsinmi nígbà tí a bá ṣetán láti sùn àti láti yẹ kí ọ̀pọ̀lọ́ wa sinmi kúrò lọ́wọ́ gbogbo àwọn làálàá tí a ti ṣe ní ojú ọjọ́. Eléyìí sì máa ń ràn mí lọ́wọ́ láti jẹ kí n sùn ohun àsùn d'ọkan. Ó ma ń fi ọkàn mi balẹ̀ wọ́n sì máa ń fún mi ní ìlera pípé nínú àgọ́ ara mi. Mo fẹ́ràn láti máa kọ àwọn orin ìyìn sí Ọlọ́run, mo sì fẹ́ràn láti máa yin Ọlọ́run ní gbogbo ìgbà. Irú àwọn orin yìí ni mo rò wá máa ń kọ kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà tí mo bá ṣetán láti sùn. Eléyìí sì ti ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yálà boyá ọjọ́ tí mo ṣiṣẹ́ tí ó pọ̀ tàbí ọjọ́ tí mi ò tìẹ ṣiṣẹ́ rárá tí mo wà nílé. Ó ma ń ràn mí lọ́wọ́ láti sùn dáadáa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn tí mo máa ń lò nígbà tí ọrùn bá mú. Mo tilẹ̀ máa ń lò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Yálàboya nígbà tí ọrùn bá mú tàbí nígbà tí ọrùn kò mú pẹ̀lú. Lílo gíláàsì ọrùn yìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ó kàn jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa lò lọ sí ibi iṣẹ́. Nítorí pé mo máa ń fẹ́ràn kí n múra, kí n look corporate nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́. Látàrí irú iṣẹ́ tí mò ń ṣe àti irú ọ́fíìsì tí mo dì mú. Ṣùgbọ́n tó bá ṣẹ́ ti wípé àwọn ìjáde lọ sí àwọn ibòmíràn bí i lílọ sí ọjà, bí i lílọ ra àwọn oúnjẹ ní ilé oúnjẹ, bí i lílọ sí ilé ìgbafẹ́, oríṣìíríṣìí àwọn irú àwọn òde wọn yìí ni mo fẹ́ràn láti máa lo gíláàsì ọrùn yìí lọ. Eléyìí sì máa ń buyì kún mi dáadáa, ó sì máa ń mú mi rẹwà pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó sì máa ń rí mi bí ẹni tó mọ́ra mú, tí ó sì mọ bí wọ́n ti ń lọ ohun ọ̀ọ́sọ sára. Mo fẹ́ràn láti máa lo gíláàsì ọrùn dáadáa. Nítorí pé ó ń fún mi ní ìwúrí pi pé nípa bí mo ti múra àti nípa bí àwọn ènìyàn ti ń kan sára sí mi nípa ìmúra mi.